Ọ̀kan lára oúnjẹ tí mo mọ̀ bí a ti ń ṣe dáadáa ni jollof rice pẹ̀lú ọbẹ̀ àti ẹran. Jollof rice jẹ́ oúnjẹ tí ọ̀pọ̀ èèyàn nífẹ̀ẹ́ sí, ó sì wọ́pọ̀ gan-an ní ayétí, ní ayétí ilẹ̀. Bí mo, bí mo ṣe mọ́, bí mo ṣe mọ̀ dáadáa, mo ti kọ́ bí àfarabalẹ̀, mo ti kọ́ pé ìfarabalẹ̀ àti ìtẹ́lọ́rùn ni kókó nínú ṣíṣe rẹ̀. Nígbà tí mo bá fẹ́ sè é, mo máa ń kọ́kọ́ múra èròjà sílẹ̀: ìrẹsì, ata, àlùbọ́sà, tòmátì, epo àti tùràrí. Mo máa ń fọ ìrẹsì dáadáa kí ìdọ̀tí kuro lẹ́yìn náà. Mo máa ń ṣe ọbẹ̀ pẹ̀lú ata, tòmátì àti àlùbọ́sà kí n jẹ́ kó jó díẹ̀ kí ó lè ní adùn tó jìnlẹ̀. Fi fi tùràrí tó péye sí, fi fi tùàrí tó péye se pàtàkì torí pé ó ń lò, mú òhun ló n mú kó dùn gan-an. Lẹ́yìn tí ọbẹ̀ bá ti dára, mo máa ń fi ìrẹsì sínú rẹ̀ kí n sì fi omi tó yẹ kun. Mo máa ń jẹ́ kó jó lórí iná kékeré kí ìrẹ́sí lẹ̀ lè gbé ọbẹ̀ wọ̀ kí ó sì tún dùn dáadáa. Nígbà mí, mo máa ń fi ẹran tàbí ẹja kún láti mú adùn rẹ̀ pọ̀ sí i. Mo tún máa ń ṣe ìyẹ̀wò rẹ̀ láti ìgbà díẹ̀, láti ìgbà di ìgbà kí ó má bà jọ́. Ohun tí mo kó ní, ohun tí mo kò ní pé sùúrù, ohun tí mo kọ́ ní wipé sùúrù ṣe pàtàkì nínú ṣíṣe oúnjẹ. Bí a bá ya ra jù, oúnjẹ lè má dà, ṣùgbọ́n bí a bá fi sùúrù ṣe, adùn yó, adùn yó yàtọ̀. Mo tún fẹ́ràn láti se oúnjẹ pẹ̀lú ìmọ̀lára rere torí pé ó, torí pé mo gbọ́dọ̀ pé ìmọ̀lára ẹni tó ń se oúnjẹ máa ń kó ipa sí adùn rẹ̀. Nisoki jollof rice jẹ́ oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa, mo sì máa ń gbádùn ṣíṣe rẹ̀. Ó ń kọ́ mi ní sùúrù ìṣètò àti ìtọ́jú. Nígbà tí mo bá ń ṣe é ṣe dáadáa, ó máa ń dùn, ó sì máa ń mú inú àwọn tó bá jẹ́ dùn oúnjẹ dáadáa kìí ká fún ìkún níkan, ó tún mú ayọ̀ wá sí ọkàn.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù. Bọ́ọ̀lù jẹ́ eré tó kún fún ìfarabalẹ̀ ọgbọ́n àti ìfọwọ́sowọ́pọ́. Ohun tí mo fẹ́ràn nípa rẹ̀ ni pé kì í ṣe eré ẹni kan ṣoṣo. Iṣẹ́, iṣẹ́ ẹgbẹ́ ni, gbogbo èèyàn gbọdọ̀ ṣiṣẹ́ kó kí wọ́n lè ṣẹ́gun. Ẹ̀n, ẹ̀yin tó kọ́ mi nípa ìbáṣepọ̀ pẹ̀lú èèyàn àti bí a ṣe n ṣiṣẹ́ pọ̀ láti di, láti di ìbí afẹ́. Nígbà tí mo bá ń wò tàbí ṣe bọ́ọ̀lù, inú mi máa ń dùn tọ̀ je pé eré, eré náà ń kún fún ìgboyà àti ìdùnnú. Ní ìṣẹ́jú kan, ohun gbogbo lè yípadà. Ẹgbẹ́ tí a rò pé yóò ṣẹ́gun lè pàdánù, àti ẹni tí a kò rètí lè di akíkanjú. Èyí náà kọ́ mi pé nínú ìgbésí ayé, a gbọdọ̀ máa, a gbọdọ̀ máa ti ra ká títí di ìpé, ìpé àyà. Bọ́ọ̀lù tún dára fún ara. Ó ń jẹ́ kí ara wọ́, ó ń mú kí ẹ̀jẹ̀ má rìn dáadáa, ó sì ń dín àárín ọ̀pọ̀lọpọ̀ kù. Ọ̀pọ̀ ènìyàn, ọ̀pọ̀ ènìyàn ń lò bọ́ọ̀lù gẹ́gẹ́ bí ọ̀nà láti yọ ara wọn lẹ́nu ìṣọ, ìṣòro tàbí ìrọ̀, ìrònú púpọ̀. Nígbà tí o bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ tí ẹ̀ ń ṣe tàbí wo bọ́ọ̀lù, ìbáṣepọ̀ máa n lágbára si. Ní sókí, mo fẹ́ràn bọ́ọ̀lù torí ìdùnnú, ẹ̀kọ́ ìfọwọ́sowọ́pọ̀ àti ànfàní ìlera tí ó mú wá. Kí iṣẹ́ ẹ́, ẹran lásán, kì í ṣe eré lásán. Ó tún jẹ́ ọ̀nà láti kó kọ́ṣúru, ìgboyà àti ìtara láti ṣẹ́gun. Fún mi, bọ́ọ̀lù jẹ́ apá kan ìgbé ayé tí ó mú ayọ̀ wá sí ọkan ènìyàn. Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù gan an. Mo ti ń gbá bọ́ọ̀lù láti kékeré. Gbogbo ìgbà tá, gbogbo ìgbà tá wà ní Primary School ni mo ń gbá bọ́ọ̀lù dí isin. Mo máa ń gbá bọ́ọ̀lù, mo sì máa ń wo bọ́ọ̀lù dáadáa. Tíìmù tí mo fẹ́ràn jù ní Barcelona àti Real Madrid àti ẹgbẹ́ Manchester United pẹ̀lú Chelsea.

Nígbà tó kẹ́yìn tí mo gun ọkọ̀ akéru tó jẹ́ báísíkọ̀, ó jẹ́ ọjọ́ kan tí mo rántí dáadáa torí pé ó kún fún ìrírí àti ìmọ̀ tuntun fún mi. Ó ti pẹ́ díẹ̀ báyìí ṣùgbọ́n ìrìn-àjò yẹn ṣì wà lọ́kàn mi. Ó ṣẹlẹ̀ ní àkókò tí mo fẹ́ ṣe ìdárayá kí ara mi lè rọ̀ kí n sì lè gba afẹ́fẹ́ tútù lójú ara. Ni ọjọ́ náà, mo jí ní òwúrọ̀ pẹ̀lú ìtara. Ojú ọjọ́ dára kò gbóná jù, afẹ́fẹ́ sì ń fẹ́ díẹ̀díẹ̀. Mo pinnu pé dípò kí n lọ oko ayọ́kẹ́lẹ́ tàbí kẹ̀kẹ́ alùpùpù, màá gun ọkọ̀ akérò káàkiri àdúgbò. Mo gbà pé gígùn ọkọ̀ akérò kì í ṣe eré ọmọ kékeré nìkan, ó tún jẹ́ ìdárayá tó dára fún àgbàlagbà. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gun, mo kọ́kọ́ rántí bí ara ṣe ń dọ́gba dọ́gba ara. Ni ìbẹ̀rẹ̀ díẹ̀, ara máa ń rọ̀ bí ẹni pé ó fẹ́ ṣubú, ṣùgbọ́n bí mo ṣe ń tẹ̀síwájú, ìgboyà mí pọ̀ sí i, mo ń wó ọ̀nà dáadáa, mo sì ń sọ̀rọ̀ fún ọkọ̀ àti àwọn ènìyàn. Èyí kọ́ mi nípa ìfarabalẹ̀ torí pé gígùn ọkọ̀ akéru nílò kí ojú àti ọpọlọ ṣiṣẹ́ pọ̀. Ohun tí mo gbádùn jù ni ìmọ́lára afẹ́fẹ́ tó ń kọlù ojú mi àti ara mi. Ó mú kí n ní ìtura ọkàn. Nígbà tí o bá ń gun ọkọ̀ akérò, o máa rí àyíká re dáadáa, ilé igi, àwọn ọmọ tí ń ṣeré àti ìgbésí ayé ojúmọ́ àwọn ènìyàn. Ó yàtọ̀ sí ìgbà tí o wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí gbogbo nǹkan kọjá lọ kíákíá. Gígùn ọkọ̀ akérò tún ràn mí lọ́wọ́ láti rántí ìgbà èwe. Nígbà kékeré, ọ̀pọ̀ wa ló ń kọ̀ láti gun kẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa. A máa ń ṣeré, a máa ń rìn ìrìn, àní a máa ń ṣubú díẹ̀díẹ̀ ṣùgbọ́n a tún máa ń dìde. Èyí kọ́ wa ní sùúrù àti ìfaradà. Nígbà tí mo tún ń gun báyìí gẹ́gẹ́ bí àgbàlagbà, ó dàbí ìran tí ayọ̀ tó padà wá láti ojú ìlera. Mo máa ń pe gígùn ọkọ̀ akérò dára gan, ó ń jẹ́ kí ọkàn ṣiṣẹ́ dáadáa, ó mú kí ẹ̀jẹ̀ rín, ó sì ń di sanra kù kí n lo owó púpọ̀ bíi gímù ṣùgbọ́n a nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀. Mo rí i pé lẹ́yìn tí mo gun fún ìgbà díẹ̀, ara mi rọ̀, ọpọlọ mi sì balẹ̀. Nígbà tí mo parí ìrìn-àjò yẹn, mo ní ìmọ́lára. Itẹ́lọ́rùn kì í ṣe pé mo kàn ṣe ìdárayá ṣùgbọ́n mo tún ń gba àkókò láti ronú nípa ara mi láti ìgbésí ayé. Ó jẹ́ àkókò ìsinmi kúrò nínú ìdárudápọ ojúmọ́. Lati ìgbà yẹn ni mo ti ń pinnu pé bí ó tilẹ̀ jẹ́ pé mi ò ní gun, màá máa gun ní ẹẹkọ̀kan lójúmọ́

Nígbà ìgbà tó kéyín tí mo lọ sí ibi orin jẹ́ àkókò kan tí inú mi dùn gan, torí pé orin ní ipa púpọ̀ lórí ìmọ́lára àti ọkàn ènìyàn. Ó ti pẹ́ díẹ̀ báyìí ṣùgbọ́n ìrírí ọjọ́ yẹn ṣì yí mi ká lọ́kàn. Kì í ṣe pé mo kàn lọ láti gbọ́ orin nìkan ṣùgbọ́n mo lọ láti gba ìtura ọkàn, láti yọ ara mi kúrò nínú ìrònú ojúmọ́ àti láti tún agbára ara àti ìpapọ̀ ìpọlọ sí. Ọjọ́ tí mo lọ sí ibi orin yẹn, mo ti rẹ̀ díẹ̀ nítorí iṣẹ́ àti ojúṣe púpọ̀. Inú mi ń kún fún ìrònú, mo sì mọ̀ pé mo nílò ibi kan tí mo ti lè sìnmí. Nígbà tí mo gbọ́ pé ayẹyẹ orin kan máa wáyé ní tòsí, mo pinnu láti lọ kí n tó lọ. Mo ṣètò ara mi dáadáa, mo wọ aṣọ tó rọrùn torí pé mo fẹ́ jẹ́ kó dá mi lórí pé màá ní ìtura ní gbogbo àkókò tí mo ti, tí n bá lọ níbẹ̀, tí n bá lọ níbẹ̀. Nígbà tí mo dé bẹ̀, nígbà tí mo dé ibi orin, ohun àkọ́kọ́ tí mo rí ni bí àyíká ṣe kún fún ayọ̀. Àwọn ènìyàn wà ní ibi láti oríṣiríṣi ibi, gbogbo wọn sì ní e, èrò kan ṣoṣo láti gbádùn orin. Ohun orin dùn lo rí pé ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ ń tàn àwọn ènìyàn rẹ́rìn, wọ́n jó tàbí kọ orin pọ̀. Ni ìṣẹ́jú yẹn mo rí pé orin ní agbára láti sọ, láti so èèyàn pọ̀ láyìíká ọjọ́ orí èdè tàbí àyíká ẹni. Nígbà tí akọrin bẹ̀rẹ̀ sí ní kọrin, mo rí pé gbogbo ara mi ń dáhùn sí orin náà. Diẹ nínú orin yẹn ránti mi nípa ìgbà àtijọ́ àwọn mi sì ń sọ ìtàn ìgbésí ayé gidi, ìṣòro, ìfẹ́, ìrora àti ìrètí. Nígbà míì mo kán dúró níbẹ̀, mo pa ojú mi mọ́ mo sì ń jẹ́ kí orin gba ọpọlọ mi. Ó dàbí pé gbogbo ìrònú tó wúwo tí mo ti ń ró lówọ lọ́wọ́. Ohun tí mò ń tún rí níbi orin ni ìbáṣepọ̀ bí ó tilẹ̀ jẹ́ pé mi ò mọ̀ púpọ̀ nínú àwọn ènìyàn níbẹ̀. A ń rẹ́rìn pọ̀, a ń kọrin pọ̀, a sì ń jó pọ̀. Ni ìgbà yẹn, kò sí ìyàtọ̀ láàrin wa. Ẹ̀yin, ìyén ń kọ́ mi pé orin lè fo odi tí ó wà láàrin ènìyàn ó sì lè dá ìbáṣepọ̀ tuntun sílẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé fún ìṣẹ́jú díẹ̀ pé lẹ́yìn ìgbà díẹ̀ mo rí pé ara mi rọ̀ ju tẹ́lẹ̀ lọ, inú mi balẹ̀ mo sì ń rẹ́rìn-ín láìsí ìdí kankan. Orin, mo sì ń rẹ́rìn-ín láìsí ìdí kankan. Orin yẹn ti ṣe ìṣe rẹ̀ lórí mi. Ó ti ń dín ariku, ó tún mú ayọ̀ wá, ó tún mú ayọ̀ padà wá sí ọkàn mi nígbà tí mo ń bọ̀ láti ibi orin. Mo ronú pé ó ṣe pàtàkì kí ènìyàn máa gba àkókò láti gbádùn irú nǹkan bí, bí ẹ́, bí lẹ̀ kọ̀ọ̀kan kì í ṣe iṣẹ́ ẹni.

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé oúnjẹ jẹ́ ọjọ́ kan tí mo pinnu láti yí àyíká pàdé kí n lẹ̀ sínmi kúrò nínú ìṣètò ojúmọ́. Ó ti pẹ́ díẹ̀ báyìí ṣùgbọ́n mo sì ń rántí ìyí ọjọ́ yẹn dáadáa torí pé ó jẹ́ àkókò ìtura àti ìfẹ́ sí ara ẹni. Nígbà mí, ó dára kí ènìyàn jáde kúrò ní ilé kí ó jẹun. Ni ibo mi kò sí àyíká tuntun. Ọjọ́ yẹn bẹ́rẹ̀ bí ọjọ́ ìṣe miirán ṣùgbọ́n lẹ́yìn iṣẹ́ mo rí pé ní ara mi ti rẹ̀. Mo kò fẹ́ se oúnjẹ nílé. Nítorí náà mo pinnu láti lọ sí ilé oúnjẹ kan tó wà ní tòsí. Kí n tó lọ, mo rò díẹ̀ nípa irú oúnjẹ tí mo fẹ́ se: ṣe oúnjẹ ìbílẹ̀ ni tàbí oúnjẹ òde òní. Ni ìpà ìyi mo yan ilé oúnjẹ tí mo mọ̀ pé wọ́n ń se oúnjẹ Yorùbá dáadáa. Nígbà tí mo débẹ̀, mo kí àwọn tóún ṣiṣẹ́ níbẹ̀, wọ́n sì gbà mí pẹ̀lú ìrẹ̀lẹ̀. Àyíká ilé oúnjẹ náà mọ́, ósì ní ìtura ìtẹ́ àti tábìlì wọ́n ní ìṣètò, orin rọra ń dùn lẹ́yìn, kò sí ariwo tó pọ̀. Èyí jẹ́ kí n ní ìmọ́lára ìsinmi. Kí n tó bẹ̀rẹ̀ sí ń jẹun pàápàá, mo pàṣẹ oúnjẹ tí mo fẹ́, oúnjẹ tó gbóná tó sì ní òrùn adùn. Nígbà tí wọ́n gbé e wá, mo kọ́kọ́ dúpẹ́ mo sì bẹ̀rẹ̀ sí ń jẹ díẹ̀díẹ̀. Adùn oúnjẹ náà dára. Mo sì rí pé ìtọ́jú tí wọ́n fi ṣe pọ̀. Nígbà tí o bá ń jẹun ní ilé oúnjẹ tó dára, o lè mọ̀ pé àwọn tó ṣe fi ọkàn si. Ohun tí mo tún gbádùn ni pé mi ò ní láti ronú nípa fífọ̀ abọ́ tàbí ìṣètò ilé lẹ́yìn jíjẹ. Mo kàn ń jókòó, mo ń jẹun ní ìtura mo sì ń gba àkókò láti ronú díẹ̀ nípa ọjọ́ mi. Nígbà mí, irú àkókò bẹ́ẹ̀ ń ran èèyàn lọ́wọ́ láti dín ìkúnlá kún lọpọlọpọ. Mo tún ṣe àkéyì sí àwọn ènìyàn mìí níbẹ̀. Ẹbí kan jẹun pọ̀, àwọn ọ̀rẹ́ kan rẹ́rìn-ín, ẹni kan sì jókòó ní ìdákẹ́jì. Èyí jẹ́ kí n mọ̀ pé ilé oúnjẹ kì í ṣe ibi jíjẹ nìkan, ó tún jẹ́ ibi ìpàdé àti ìbáṣepọ̀. Ọ̀pọ̀ ìran tí ayọ̀ ni a máa ń dá sílẹ̀ nínú ibi bí. Lẹ́yìn tí mo parí jíjẹ, mo dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ mo sì bọ̀, mo sì bọ́ nínú, inú mi dùn, ikùn mi yó, ọpọlọ mi sì balẹ̀. Ìrírí náà jẹ́ kí n rántí pé ó dára kí èèyàn máa tọ́jú ara rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kì í ṣe nípa nǹkan ńlá ṣùgbọ́n nípa àwọn ohun kéékèèké bí jíjẹ oúnjẹ dáadáa ní àyíká tó dára. Nísòkí, ìgbà tó kẹ́yìn tí mo lọ sílé oúnjẹ jẹ́ àkókò ìtura. Mo sì pinu pé mà má lọ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bóyá ẹ̀kan lọ́sẹ̀ tàbí èèmejì lọ́sẹ̀. Láti mú inú mi dùn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń wẹ̀ dáadáa torí pé wíwẹ̀ jẹ́ ǹkan pàtàkì nínú ìtọ́jú ara àti ìlera èèyàn. Wẹ̀ kì í ṣe fífi omi ka ara lásán, ó jẹ́ ọ̀nà láti sọ ara di mímọ́, láti yọ eruku, ìrìnàjò ojoojúmọ́ àti kòkòrò àrùn kúrò lórí ara. Ní gbogbo ìgbà, àṣà àti ìṣe wíwẹ̀ ni a kí ń ṣe, ohun tó ṣe pàtàkì fún ẹni tó fẹ́ wà ní mímọ́ àti ní ìlera. Ni ìbẹ̀rẹ̀, ohun àkọ́kọ́ ni pé ní èèyàn gbọdọ̀ mọ̀ ara òun tí ó ń lo omi, ọṣẹ, aṣọ ìfọ̀ àti aṣọ mímọ́ àti ó wọ̀ lẹ́yìn ìwẹ̀. Diẹ nínú èèyàn fẹ́ràn omi túútúú díẹ̀ fẹ́ràn omi gbígbóná díẹ̀. Omi gbígbóná wọ́ra ilé lè ran ara lọ́wọ́ láti sinmi, pàápàá tí èèyàn bá ń rẹ. Ṣùgbọ́n omi túútúú máa ń jẹ́ kí ara àti o mi utu ma ń jí ara sti ọpọlọ. Nígbà tí a bá bẹ̀rẹ̀ síi wẹ, a máa ń, a máa ń tu omi sára láti jẹ́ kí ara rò lẹ́yìn na. Ni aa fi ọṣẹ wọ̀ ara ó sìṣe pàtàkì kii a fọ̀ gbogbo apá kan ara, ọwọ́ àti ẹsẹ̀ abẹ́ àyà ẹ̀yìn àti ibi tí afin nko a fi ń kọkọ́ torí pé àwọn ibi wọ̀nyí ni eruku àti ìgbín, ìgbín máa ń kójọ síí. Fífọ̀ dáadáa dín òórùn ara kù, ó sì ń jẹ́ kí èèyàn m ní ìtùnú. Ohun kan tí mò ń, tí mò ń kàn sí pàtàkì ni fífọ́ orí àti irú, irú lè kó eruku àti ẹpọ jọ. Nítorí náà, fífọ́ rẹ̀ pẹ̀lú shampoo tàbí ọṣẹ tó yẹ máa ń jẹ́ kí orí mọ́. Ó sì ń dín ẹrúku kù. Nígbà tí a bá ń wẹ, a tún gbọdọ̀ fọ eyín àti ẹnu torí pé mímọ ẹnu jẹ́ apá kan ìmọ̀ ara. Lẹ́yìn fífọ̀ pẹ̀lú ọṣẹ, a gbọdọ̀ tún ara wa pẹ̀lú omi mímọ́ kí ọṣẹ má bàá kú sára. Ọṣẹ tó kù sára lè fa yún tàbí ìfarapa awọ. Lẹ́yìn náà, a máa ń lo aṣọ ìfọ̀ tàbí towel láti nu ara gbẹ. Fífọ ara gbẹ dáadáa ṣe pàtàkì torí pé omi tó kù lórí ara lè fa tútùú tàbí ìtẹ́. Ìwẹ̀ tún ní ipa lórí ọpọlọ. Ọ̀pọ̀ ìgbà ni tí o bá ń be máa ní ìmọ̀lára ìtura àti ìrìn àjò ọpọlọ tuntun bí ẹni bá bínú tàbí kún fún ìrònú, ìwẹ̀ lè ràn án lọ́wọ́ láti balẹ̀. Ìdì nìyẹn tí àwọn ẹni, èèyàn kan fi ń fẹ́ràn wíwẹ̀ ní òwúrọ̀ kí ọjọ́ wọn lè balẹ̀ dáadáa tàbí ní alẹ́ kí wọ́n lè sùn dáadáa. Nípa ìlera, wẹ̀ lójoojúmọ́ ń dín ààrùn àwọn ara kù. Ó tún ń jẹ́ kí èèyàn ní ìbọ kan è nígbà tí ó bá wà láàárín àwọn ènìyàn torí ẹni mímọ́ máa ń ní ìfarahàn rere. Ni ọ̀pọ̀, ní ọ̀pọ̀ àṣà Yorùbá, a kọ́ ọmọ láti kékeré pé ìmọ̀, ìmímọ́ súnmọ́ ìwà rere. Wọ́n máa kọ orin kan fún un pé ní, "Ìmọ́tótó ló lè ṣẹ́gun aàrun gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó ẹnu, ìmọ́tótó oúnjẹ, ìmọ̀ gbogbo ló lè ṣẹ́gun àlùgò."

Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé jẹ́ àkókò kan tí mo pinnu láti fi ọpọlọ mi sínú ìdákà, ìdàkéje àti ìkọ́ ẹ̀kọ́. Ó ti pẹ́ díẹ̀ báyìí ṣùgbọ́n mo sì ń rántí ọjọ́ yẹn dáadáa torí pé ó jẹ́ ọjọ́ tí mo fi mọ iye ìmọ̀ àti ìtẹ́lọ́rùn tó wà nínú ìkàwé nínú kíkà ìwé. Ilé ìkàwé kì í ṣe ibi tí a kàn fi ìwé pamọ́, ó jẹ́ ibi tí mò ń gbé. Ọjọ́ tí mo lọ síbẹ̀, mo ní ìfẹ́ láti kà àti láti ṣe ìwádìí díẹ̀. Nígbà mí ilé tàbí ibi iṣẹ́ tún lè kún fún àríwó àti ìdàrúdàpọ̀ ṣùgbọ́n ilé ìkàwé sábà máa ń dákẹ́. Nígbà tí mo wọlé, ohun àkọ́kọ́ tí mo rí ni ìdákẹ́ jẹ́ gbogbo èèyàn jókòó pẹ̀lú ìwé wọn tàbí kọ̀mpútà. Gbogbo wọn ń fojú ṣọ́kàn sí ohun tí wọ́n ṣe. Ìdákẹ́jẹ́ yẹn ń fún mi ní ìmọ̀lára pé ibi náà jẹ́ ibi ìmúlò ọpọlọ. Okàn mi pé ní ibi náà jẹ́ ìmúlò ọpọlọ. Mo rí láàárín àwọn ago ìwé, mo wo oríṣiríṣi ìwé ìtàn, ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti àwọn ìwé ìmísí. Ó yà mí lẹ́nu bí mo ìmọ̀ ṣe pọ̀ tó nínú ilé ìkàwé kan ṣoṣo. Ìwé kọ̀ọ̀kan dàbí ilẹ̀ ìṣúra ìmọ̀. Nígbà tí mo ń yẹ ìwé kan, mo jókòó sí ibùdó kan, mo sì bẹ̀rẹ̀ sí ní kà á. Nígbà tí mo kàá, mo rí pé ní ọpọlọ mi balẹ̀. Kíkà ń jẹ́ kí ènìyàn ronú jinlẹ̀ ó sì ṣi ọpọlọ mi sun sí ìmọ̀ tuntun. Nígbà mí, o lè ka ohun tó yí ìrònú rẹ padà tàbí tó fún ọ ní ìmísí tuntun. Èyí ni mo rí ní ọjọ́ yẹn. Kò kì ń jẹ́ pé mo kàá ṣùgbọ́n mo tún ń kọ ohun tuntun. Ohun míi, tí mo gbádùn ni àyíká ilé-ìkàwé, afẹ́fẹ́ tútù, ìtànlẹ́sẹ́ṣẹ́, àti ìbọ̀wọ̀ tí gbogbo eèyàn fún ara wọn. Kò sí ariwo, kò sí ìdàrúdàpọ̀. Gbogbo ènìyàn mọ̀ pé ibi ìmọ̀ ni wọ́n wà. Ẹ̀yì ko mi ni pé ìbọ̀wọ̀ àti ìfarabalẹ̀ ilé ìkàwé tún jẹ́ ibi tí a ti lè ṣe ìpinnu fún ọjọ́ iwájú. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ni ń lọ síbẹ̀ láti kàwé ìdánwò, àwọn mìí sì ń ṣe ìwádìí iṣẹ́ wọn. Mo rí pé ní ẹni tí ó bá lọ ilé ìkàwé dáadáa máa ní àǹfààní púpọ̀ nínú ẹ̀kọ́ àti ìdàgbàsókè ara rẹ̀. Lẹ́yìn tí mo lọ àkókò díẹ̀ níbẹ̀, mo bọ̀ pẹ̀lú ìmọ̀ tuntun àti ìmọ̀lára ìtẹ́lọ́rùn. Ó dàbí pé mo ti fún ọpọlọ mi ní oúnjẹ bí ara ṣe ń nílò oúnjẹ bí bẹ́ẹ̀ ni ọpọlọ náà nílò ìmọ̀. Ilé ìkàwé jẹ́ ọ̀kan lára ibi tó dára jù lọ láti rí oúnjẹ ọpọlọ yẹn ní ṣókí. Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé jẹ́ àkókò ìdákẹ́jẹ́, ìkọ́ ẹ̀kọ́ àti ìrònú jinlẹ̀ tó ṣì jẹ́ ǹkan pàtàkì fún mi.

Bẹ́ẹ̀ ni, mo lè sọ pé owó tí mo ń gbà dára tó, ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jù owó ni bí mo ṣe ń lo owó yẹn àti bó ṣe ń tọ́jú ayé mi. Owó jẹ́ ohun pàtàkì torí pé ó ń ran èèyàn lọ́wọ́ láti ra ohun tó nílò, láti dáàbò bo ara ẹ̀ àti láti ṣe àfiyèsí al-àlàáfíà ọkàn. Ṣùgbọ́n tí a bá ní owó púpọ̀, ṣùgbọ́n a kò mọ̀ bí a ṣe ń lo òhun tàbí láti láti kó bá tó kí iṣe pé a ní ìtẹ́lọ́rùn gidi. Owó tí mo ń gbà yóò máa tó láti mójú tó àwọn ohun pàtàkì bí oúnjẹ, àkọ́lé ilé, ìrìnàjò díẹ̀ àti ìtọ́jú ara. Mo rántí pé kò tó dáa pé kí n ní owó púpọ̀, mo gbọdọ̀ kọ́ bí mo ṣe lè ṣètò rẹ̀ dáadáa. Mo máa ń fi apá kan pamọ́ fún ìpamọ́ àti fún ìrìnàjò tó wà lọ́jọ́ iwájú. Ìtẹ́lọ́rùn náà wà ní ibi tí mo ti mọ̀ pé owó mi wà ní ààyè tó dára, mo sì lè lo ohun tí àkokọ̀ tó yẹ ní ọ̀pọ̀ ìgbà. Owó tó dára kì jẹ́ pé ìyọnu ohun gbogbo ni ó dára jù nígbà tí ó bá ń ṣe ìrànwọ́ fún ara rẹ àti àwọn èèyàn mi, ó máa ń ni mo máa ń fi apá kan owó mi ṣe ìfara rẹ àti àwọn iṣẹ́ rere, bó tilẹ̀ jẹ́ pé kò pọ̀ ṣùgbọ́n ó ń mú inú mi dùn. Ìmọ̀lára èèyàn kún fún ìtẹ́lọ́rùn ju ní owó lọ. Ohun tí mo tún mọ̀ pé owó ń kọ́ ẹ̀kọ́ pàtàkì nínú ìṣètò àti ìmúlò. Nígbà tí mo bá ń lo owó dáadáa, mo kọ̀ bí mo ṣe lè fi àwọn ohun tó wúlò sílẹ̀, bí mo ṣe lè rán ohun tí mo nílò àti bí mo ṣe lè ṣàkóso a ní àtàn wọ ìfẹ́. Èyí jẹ́ àpeeré pé kí kó owó pọ̀ kì í ṣe ohun tó ṣe pàtàkì gidi, ṣùgbọ́n ìmúlo rẹ̀ ló ṣe pàtàkì gan. Ní ṣokí owó tí mo ń gbà dára tó, nítorí pé mo mọ̀ bí mo ṣe lè lo òhun dáadáa, mo sì fi apá kan pamọ́ fún ìpamọ́ àti ìrànwọ́ fún ara mi láti àwọn mi. Ó kọ́ mi pé ìtẹ́lọ́rùn àti àlàáfíà kì wá lára iyén, owó nìkan ó wà láti inú bí a ṣe ń lo owó náà ní ọgbọ́n àti ní ìtẹ́lọ́rùn. Tí mo bá ní owó nísín, màá dàá sí méjì. Màá lo eyọ́kan fún ara mi, màá fi ara nǹkan tí mo nílò bí oúnjẹ, màá sì fi ìmi tọ́ rẹ̀, màá sì fi ìmi ìránṣẹ́ sílẹ̀, màá sì fún àwọn àbúrò mi ní díẹ̀ kí àwọn náà lè bá fi ra nǹkan tí àwọn náà bá nílò. Èyí kọ́ mi pé ní kí èèyàn má ṣe ṣàrà pé ní nǹkan tó dáa dáadáa ni tó sì fún ẹ ní ìtẹ́lọ́rùn àti ìfọ̀kànbalẹ̀ tó yanjú.

Ọ̀kan nínú-- ọ̀kan lára àwọn adùn ice cream tí mo fẹ́ràn jù ni chocolate. Chocolate jẹ́ adùn tó ní ìtàn ìmọ́lára rere fún mi torí pé ó ní adùn tó jinlẹ̀ tó sì dùn lórí ahọ́n. Láti ìgbà àkókò tí mo ti dà á, ní gbogbo ìgbà tí mo bá jẹ chocolate ice cream, ó máa ń kó ìmọ́lára ìtẹ́lọ́rùn wá sí ọkàn mi, ó sì ń jẹ́ kí mi ní ìmọ́lára ayọ̀ tó rọrùn. Ni ọjọ́ tí mo jẹ chocolate ice cream tó kẹ́yìn, mo rántí bí ó ṣe kó ìtura sí ara mi. Ẹnu mi kún fún adùn tó jinlẹ̀, ó sì dùn, ó sì dùn tó kí n lè, lè fẹ́ra sí. Nígbà tí mo jẹ ice cream, mi ò kàn jẹ́ ẹ́ fún ikùn nìkan, ó tún jẹ́ eré ìmọ́lára. Afẹ́fẹ́ tutu, ìbáṣepọ̀ pẹ̀lú ọ̀rẹ́ àti ìsinmi ọpọlọpọ̀. Chocolate ice cream ṣe, ẹ, ń ṣe rọrùn kí ìrora ọjọ́ kyró, ó sì máa ń fa ẹ̀rín wá lórí ojú. Mo tún fẹ́ràn adùn vanilla díẹ̀ torí pé ó rọrùn, ó sì ń jẹ́ kí mo mọ́, mo máa fi adùn mi kún bí i pé mi, bí i caramel tàbí chocolate syrup. Nígbà tí mo bá da vanilla ice cream pọ̀ mọ́ chocolate, ìrírí náà dàbí àdúrà ayaya. Adùn méjì ń ṣe, ṣíṣe pọ̀ láti fún mi ní ìtẹ́lọ́rùn púpọ̀. Ohun tí mo mọ̀ kó ni pé ice cream kì í ṣe fún ìdánilójú ikùn nìkan, ó tún jẹ́ ohun tí ń da ìrìnàjò ìmọ́lára sílẹ̀ bí i ṣe jẹ́ ń pẹ̀lú ìmọ́lára, ó máa ń jẹ́ kí ọpọlọ balẹ̀, ó sì ń dí ìbànújẹ́ kù. Ní gbogbo ìgbà tí mo bá ń rántí chocolate ice cream, mo máa ń rí pé ìtẹ́lọ́rùn wà láìsí àsekará tó pọ̀. Ní sókí, chocolate ice cream ni adùn tí mo fẹ́ràn jù torí pé ó ní adùn tó jinlẹ̀ sì fún mi ní ìmọ́lára ayọ̀ àti ìtẹ́lọ́rùn nígbà tí mo bá ń jẹ ẹ́. Mo má-- ó dàbí ẹni pé gbogbo wàhálà ojú máa ń sọnù nínú mi sí, inú mi sì ń balẹ̀ pẹ̀lú ìrìnàjò ìmọ́lára tó da sí o f-- pẹ̀lú ìrìnàjò ìmọ́lára tó da. Mo sì tún fẹ́ràn flavor strawberry náà. Nígbà mi mo máa da strawberry, vanilla àti chocolate ice cream papọ̀, ó lè fún mi ní adùn tó dùn dáadáa. Mo máa ń ra chocolate ice cream ní, ní Cold Stone. Wọ́n máa fi sínú cup tó sì tutù, wọ́n á sì ba ń bu àwọn flavor oríṣiríṣi sí i bíi chocolate, vanilla àti strawberry. Màá sì gbádùn rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Nígbà mii ta bá pari iṣẹ́ ní ọ́fíìsì, gbogbo wa ta jọ ń ṣiṣẹ́ papọ̀ ní department wa, a máa lọ sí Cold Stone láti lọ gbádùn ice cream tó dùn. Àwọn ẹlòmíràn fẹ́ràn, ẹ, adùn strawberry, àwọn ẹlòmíràn fẹ́ràn adùn vanilla, àwọn ẹlòmíràn sì fẹ́ràn adùn ice cream. Àwọn ẹlòmíràn sì máa ń gbá wọ́n fún wọn ní ẹyọ kọ̀ọ̀kan gbogbo adùn. Àwọn ẹlòmíràn sì máa ń sọ fún ẹni mọ̀ pé ni kó pò pọ̀, kó bá wọn yí gbogbo adùn papọ̀. Èmi a máa gbà témi ní ojú kan kó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n máa ń pò papọ̀, mo máa ń gbádùn rẹ̀ bẹ́ẹ̀ dáadáa. Àmọ́ tí a bá ń lọ nígbà mi, mo máa gbìyànjú láti, láti yẹ èyí tí wọ́n máa ń pò papọ̀, mo máa yẹ ó bóyá ó dùn tàbí kò dùn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń ṣètò àwọn nǹkan dáadáa gan-an torí pé ìṣètò jẹ́ ọ̀kan lára àwọn ọgbọ́n tó ṣe pàtàkì jù lọ nínú ìgbésí ayé ọjóojúmọ́. Mo mọ̀ pé láì ṣètò ohun tí a fẹ́ ṣe lè bàjẹ́, a lè padà sọhun, sọ ohun nígbà tó wù àti pé iṣẹ́ wa lè dàbí ẹni pé kò ní ìtẹ́lọ́rùn. Nítorí náà, mo máa ni, mo máa ń fi ìfarabalẹ̀ àti ìmúlò n ba ṣètò ní gbogbo ọ̀sẹ̀. Mo máa ń kọ́kọ́ ṣe àtọkọ̀ àwọn ohun tí mo ní láti ṣe, láti ṣe ibi iṣẹ́, ìrìnàjò, ìpàdé àti àwọn nǹkan àdà ìdá. Mo máa ń fi àkókò kan fún ọ̀kọ̀ọ̀kan wọn kí n lè mọ ibi tí mo wà àti ohun tí mo yẹ kí n ṣe tẹ́lẹ̀. Èyí ń ràn mí lọ́wọ́ láti yàgò fún ìṣòro àti ìdàrúdápọ̀ torí pé ohun tó dá ni pé mo ní ìmúlò gbogbo ìgbà mi. Mo tún máa Mo tún máa ń ṣe ètò fún àwọn ohun tó ṣe pàtàkì nínú àkókò ọjọ́, àkókò ọjọ́ mi bíi ìdárayá àkókò pẹ̀lú ẹbí àti ìsinmi. Ìdì ni pé ètò kì í ṣe fún iṣẹ́ nìkan, ó tún jẹ́ fún ìlera ọpọlọ àti ìtẹ́lọ́rùn. Nígbà tí mo bá ń fi ohun gbogbo sílẹ̀ nítorí iṣẹ́ nìkan, ó lè fa ìfarapa ọpọlọ àti ìrètí síi. Ṣùgbọ́n ètò tó péye máa ń da ìdàgbàsókè àti ìmọlára sílẹ̀. Nígbà tí mo bá pinnu ètò, mo máa ń kọ sílẹ̀ tàbí lo kàléńdà digital láti rántí. Ìṣètò yìí máa ń ṣe mí lójú pé ohun gbogbo ló ní ọ̀nà tó tọ́, mo sì lè ṣe àtúnṣe nígbà tí ohun kan bá yá ju. Èyí tún ń kọ́ mi ní súurù torí pé kíkó ètò ṣe àfihàn pé gbogbo ohun tí a bá ṣe ní ìmúlò àti ìmúlò àkókò. Ohun tí mo tún fẹ́ràn nípa ètò ni pé ó ń jẹ́ kí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn rọrùn. Nígbà tí mo bá ní àkókò ohun tí mo fẹ́ ṣe, àwọn tó wà pẹ̀lú mi lè mọ ohun tí mo fẹ́ kí wọ́n ṣe, ó sì yọ ìṣòro àti ìyàtọ̀ lórí ohun tí kọ̀ọ̀kan gbọdọ̀ ṣe. Èyí mú kí gbogbo ohun rọrùn àti kún fún àlàáfíà ní ṣókí. Mo jẹ́ ẹni tó ní àṣà ètò, ètò fún mi jẹ́ ọ̀nà láti dá iṣẹ́ àti ìgbésí ayé pọ̀ kí n lè ní ìtẹ́lọ́rùn, ìlera ọpọlọpọ àti ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn tó wà ní àyíká mi. Mo mọ̀ pé láìsí ìṣètò ìgbésí ayé máa dàbí ẹni pé ó dàrú ṣùgbọ́n pẹ̀lú ètò tó dáa, mo máa ń ní ìmọlára, ìṣàkóso, ìtara àti ìtẹ́lọ́rùn, mo lè tún ṣàlàyé ní gbogbo ìgbà ni mo máa ń ṣètò gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe, mo máa ń fi sí orí àláàmù nítorí pé tí mo bá gbàgbé kí maa lè bá ranmi létí pé ni mo ní nǹkan báyì báyì báyì tí mo fẹ́ ṣe. A máa rántí létí ní gbogbo ìgbà ní nǹkan tí mo bá fẹ́ ṣe kí maa lè bá a gbàgbé.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi nígbà mí pàápàá àwọn àlá tó ní ìtàn tó jinlẹ̀ tàbí ìmọ̀lára tó lágbára. Alá jẹ́ apá kan tó ṣe pàtàkì nínú ìmọ̀ ọpọlọ àti ìrìn àjò ìmọ̀lára ènìyàn torí pé ó lè fihàn ohun tí ọpọlọ ń ṣe nígbà tí ara bá balẹ̀ ní alẹ́. Ní gbogbo àkókò tí mo bá jí, mo máa ń rántí díẹ̀ nínú ohun tí mo lá mo sí máa ń ṣe àlàyé rẹ̀ ní ọpọlọ mi. Ni ọjọ́ kan tí mo rántí àlá tó kẹ́yìn ó jẹ́ àlá tó kún fún ìrìn àjò àti ìmọ̀lára, mo wá ní ibi kan tí mo mọ̀ pé kò sí, kò sí gidi ṣùgbọ́n gbogbo ohun wá lórí ìṣètò àwọn òògùn sọ́nà afẹ́fẹ́ Tutu àti ohun tí ń rin lórí ara. Àlá náà kún fún ìmọ̀lára, ìbànújẹ́ díẹ̀ pẹ̀lú ìdùnnú bí mo ṣe ń ṣàsọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ nígbà tí mo jí. Mo rántí gbogbo ìṣẹ̀lẹ̀, àwọn ohun tó ṣẹlẹ̀ àti bi mo ṣe n ní ìmọ̀lára pẹ̀lú wọn. Mo tún kọ pé ìrántí àlá lè ran mí lọ́wọ́ láti mo iwulo ọpọlọ mi, àti àwọn ìfẹ́ tí mo ní. Àwọn alá kàn lè jẹ́ ìsọfúnni, ìmísí tàbí ìkilọ̀ fún ọjọ́ iwájú. Àwọn mií sì jẹ́ ìrìn àjò ìmọ̀lára tó kún fún ìdánilójú àti ìtẹ́lọ́rùn. Nígbà míi, mo máa ń kọ àlá sílẹ̀ láti rántí rẹ̀ dáadáa torí pé ọpọlọ lè dá ohun tí ó ní nkàn padà. Nisoki, ìrántí àlá jẹ́ apá kan pàtàkì tó ṣe mí ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn, ìmọ̀ àti ìbáṣepọ̀ pẹ̀lú ara mi. Ó jẹ́ kí n mọ ohun tí ọpọlọ ń ṣe, ó sì ń ràn mí lọ́wọ́ láti ṣe Afihàn ìmọ̀lára àti ìrìn àjò tí kò hàn nígbà tí mo wà láyé. Lójoojúmọ́ tó bá fẹ́, ó lè Nígbà míi tí mo bá lálàá, mi ò kí ń rántí àlá tí mo bá lá. Nítorí pé tí ń bá jí, mo máa gbàgbẹ́ pé mo lálàá àbí kí ń máa rántí pé mo lálàá. Tí mi ò bá rántí, màá gbàgbẹ́ ẹ̀. Àmọ́ tí mo bá rántí tí mo bá jí, màá jókòó, màá jókòó fún àsìkò díẹ̀ kí ń tó sùn padà kí ọpọlọ mi lè bà sí mi. Ó sì lè gba gbogbo nǹkan tó lá papọ̀. Èyí jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà tí mo bá lálàá láti fi jẹ́ kí ó mọ̀ mi lara, ó lè fún mi ní ìmọ̀lára àti ìmísí. Mo máa ń ṣe é ní gbogbo ìgbà láti ìgbà tí mo ti wà ní ọmọ ogun ọdún títí di bayii tí mo fi wá ni ọmọ aadotalelogun odun Iyoku kọ́ mi ní báaṣe ma ń ṣe nígbà tí mo bá lálàá.

Ìgbà tó kẹ́yìn tí mo rí ọjà tuntun tó jáde jẹ́ èyí tí kò rọrùn láti gbàgbé torí pé ó jẹ́ àkókò tí mo ní itara gan-an àti ìmọ́lára àfiyèsí rere. Ó ṣẹlẹ̀ ní ọjọ́ kan tí mo pinnu láti lọ sí ọjà nítorí pé mo fẹ́ ra ǹkan tó wúlò fún ilé, fún ara mi àti fún àwọn ohun ta nílò fún ọjọ́ oríṣiríṣi. Lẹ́yìn ọ̀pọ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀, mo ní ìmọ̀lára pé ara mi ti rẹ̀, ọpọlọ mi sì nílò ìmúlò tuntun. Ìrìnàjò lọ, ìrìnàjò lọ sí ọjà tuntun jẹ́ ọ̀nà kan láti gba ìtura ọpọlọ àti láti ní ìrírí ohun tuntun torí pé ayé ń yípadà ní gbogbo àkókò ó sì dájú pé ohun tuntun wà níbẹ̀ fún gbogbo ènìyàn láti ṣe àfihànri, àfihànri. Nígbà tí mo dé ọjà, ohun àkọ́kọ́ tí mo rí ni ìyàtọ̀ láàárín ohun tí mo ti mọ̀ ṣáájú àti ohun tuntun tí wọ́n ti gbé sẹ́yìn. Ọjà ń kún fún ayọ̀ àti ìta gbogbo ǹkan sì, sì ń tà nínú ìmọ́lẹ̀ àti àwọ̀. Mo rí àwọn aṣọ tuntun pẹ̀lú àwọn, pẹ̀lú àwo àti àpẹrẹ tó yàtọ̀ sí tí mo ti mọ̀. Oúnjẹ tuntun pẹ̀lú adùn atọ̀, atọ̀kànwá àti àwọn ohun èlò ilé tó rọrùn tó sì wúlò. Ìrírí yìí ko, kọ́ mi pé ọjà kì í ṣe ibi tá ń kan lọ láti ra ohun tó wúlò nìkan ṣùgbọ́n ó tún jẹ́ ibi tí ìmọ̀ àti ìrírí tuntun bọ̀ wá sí ọkàn ènìyàn. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí n rí láàárín ọjà, mo kọ́ gbogbo ohun tí ó yà mí lẹ́nu sílẹ̀. Mo wá, mo wo aṣọ tuntun, mo wo ohun èlò amáyé dẹ́rùn, mo sì si rí i pé gbogbo ǹkan tó wà nínú ọjà náà ní ìdí rẹ̀ àti àláfíà. Ó dájú pé gbogbo ohun tuntun ní agbára láti fa ìta wa àti ìrìnàjò ọpọlọ wá sí ire. Mo tún rí pé ni ó lè mú ka kọ́ ẹ̀kọ́ tuntun bí a ṣe lè fi aṣọ tuntun ṣe aṣa wa tàbí a ṣe lè fi ohun èlò tuntun ṣe iṣẹ́ ojúmọ́. Ni gbogbo ìgbà tí mo wà níbẹ̀, ọpọlọ mi ń ṣiṣẹ́ tàá, mi sì ń láyọ̀. Ọ̀nà tí mo sì ń lò láti kọ ohun tuntun wọlé jáde, mo máa ń fi àkókò kọ́kọ́ wo gbogbo ọjà kí n lè mọ ohun tí mo fẹ́ jẹ àṣeyọrí. Rárá, lẹ́yìn náà mo máa ń yan ohun tí ó ní ìtẹ́lọ́rùn fún mi. Mo sì tún rántí bí mo ṣe lè fi ohun tuntun wọ̀nyí pẹ̀lú ohun ta mọ̀ ni tẹ́lẹ̀. Ẹ̀kọ́ tó wà nínú ìrírí yìí ni pé ohun tuntun kì í ṣe fún ìfúnra ẹni nìkan, ó tún jẹ́ ọ̀nà láti kọ́ ẹ̀kọ́ láti ṣe àfihàn ọgbọ́n àti láti kọ ìrírí tuntun wá sí ọkàn. Nígbà tí mo bá ṣe àyẹ̀wò ohun tí mo tún rà, màá woo sí èyí tó wà tẹ́lẹ̀ láti mọ èyí tí mo máa mú àti èyí tí mò ní mú. Eléyìí kọ̀ mí ní ìmọ́lára àti ìtùnú àti ìmísí. Mo wo àwọn ọjà tuntun tí mo rí bẹ́ẹ̀ ó jẹ́ bí i àwọn ǹkan bí i ǹkan tí máa ń ro àmàlà, ǹkan tí máa ń bọ, bọ rice àti ǹkan tí a fi ń gúnyán ta ní máa lo ọwọ́ wa fi gúnyán mú. Gbogbo àwọn ǹkan èyí ó jẹ́ kí ilé ayé rọrùn ó sì jẹ́ kí iṣẹ́ inú kitchen yára kó sì má sì, kò sì, kó sì má nílò agbára púpọ̀ láti má fi ro àmàlà àbí láti má fi gúnyán. Eléyìí jẹ́ kó iṣẹ́ kitchen rọrùn dáadáa.

Ní gbogbo ìgbà tí mo bá ń bá àwọn alábàásisẹ́pọ̀ mi ṣiṣẹ́, ohun àkọ́kọ́ tí mò máa ń ṣe ni pé mò máa ń fi ìbọ̀wọ̀ àti ìfarabalẹ̀ hàn sí gbogbo ẹni tí mò bá ń bá ṣiṣẹ́. Mo mọ̀ pé láyìíká ìpa ẹni kọ̀ọ̀kan kò tún tó wà nínú ẹgbẹ́, gbogbo wa ni a ní ìlànà tó dáa tí a gbọdọ̀ tẹ̀lé kí iṣẹ́ lè lọ dáadáa. Ìbáṣepọ̀ dáadáa kò ní láti jẹ́ ìjòkànjú tàbí ìṣọ̀rọ̀. Ó wà lórí ìmọ̀lára, ìfáramọ́ ìbọ̀wọ̀ àti ìfẹ́ láti ṣiṣẹ́pọ̀. Nígbà tí mò bá ń bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun pẹ̀lú alábàásisẹ́pọ̀, mò máa ń fi ìfarabalẹ̀ gbówo gbọ́ ohun tí wọ́n ń sọ, mo sì máa ń dájú pé ohun tí mò ń ṣe kò kọ́ ìmọ̀lára rere bá gbogbo ẹgbẹ́. Mo tún máa ń ṣe àtúnṣe sí àwọn atọ́kọ̀ iṣẹ́ pẹ̀lú wọn kí gbogbo wa lè mọ ibi tí a wà àti ohun tí a yẹ kí a ṣe tẹ̀lé. Èyí ń jẹ́ kí gbogbo ẹni kọ̀ọ̀kan ní ìtara láti ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn torí pé wọ́n mọ̀ pé ohun tí wọ́n ń ṣe ṣe pàtàkì fún ìdàgbàsókè gbogbo ẹgbẹ́. Mo tún ṣe àfikún ìmọ̀lára ìbáṣepọ̀ nípa fífi àkókò sílẹ̀ láti beẹ̀rẹ̀ ìjírorò láti pín ẹ̀rọ àti láti gbọ́ ìmọ̀ àti ìrọ̀ àwọn alábàásisẹ́pọ̀ mi. Nígbà tí mò bá ń ṣe èyí dáadáa, ó máa ń ràn mí lọ́wọ́ láti dájú pé gbogbo ìbáṣepọ̀ kún fún ìtẹ́lọ́rùn àti àjọṣerere. Nígbà tí ìṣọ̀rọ̀ bá wáyé, mò máa ń farabalẹ̀ kí n sì gbọ́ gbìmọ̀ pẹ̀lú láti wá ojútùú tó dáa. Mo mọ̀ wipé ìbáṣepọ̀ tó dára lórí ìbànújẹ́ tàbí ìjiyàn kì í ṣì ṣe, ṣùgbọ́n ìfarabalẹ̀, ìmúlò ọgbọ́n àti ìbọ̀wọ̀ fún ẹni kọ̀ọ̀kan ló máa ń yẹ kí ìṣọ̀rọ̀ náà yọ. Nígbà tí mò bá ń ṣiṣẹ́ pẹ̀lú alábàásisẹ́pọ̀, mò máa ń fi ọgbọ́n hàn ní fífi ìdájọ́ tó péye sí kí gbogbo wa lè ní ìtara láti wá ojútùú tó dáa. Èyí jẹ́ ọ̀nà kan láti kọ́ ìbáṣepọ̀ tó péye àti láti fi ìmọ̀lára rere hàn nínú gbogbo ẹgbẹ́. Mo tún máa ń ṣe ìmúlò ìṣètò pẹ̀lú ìbáṣepọ̀ tó ṣe pàtàkì kí gbogbo wa ní àtọ́kọ̀ ohun a fẹ́ ṣe kí a sì mọ ohun tí alábàásisẹ́pọ̀ wa fẹ́. Ìtẹ́lọ́rùn àti ìrírí rere wà láti inú ìmọ̀ pé gbogbo wa wọ ibi tí a wà àti ibi tí à ń lọ. Bí mo ṣe ṣe èyí, mò máa ń ṣe àfihàn ìdára àti ìfarabalẹ̀, mo sì ní agbára láti ṣe àkóso ìbáṣepọ̀ láìfa ìbànújẹ́ tàbí ìyàtọ̀. Nígbà tí gbogbo wa bá n ní ìmọ̀lára pé ohun tí à ń ṣe ó ṣe pàtàkì sí iṣẹ́ ń lọ dáadáa, gbogbo wa sì ní ìtara láti ṣiṣẹ́, láti ṣiṣẹ́ papọ̀ ó sì jẹ́ nǹkan tó máa ń mú inú, inú èèyàn dùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo lè sọpé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ri mi, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ mi lórí, min lórí ọ̀pọ̀ ìgbà torí pé iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ apakan tó ṣe pàtàkì nínú ìdàgbàsókè ara ẹni àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní agbègbè mi. Ṣùgbọ́n in kì n lè sọ èyí dáadáa fún ọ tó ṣe. Nígbà tí mo ṣe iṣẹ́ ọ̀fẹ́, mo máa ń pinnu láti ran àwọn ènìyàn lọ́wọ́ láìní, láìní ìdí, ìdí ọwọ́. Ìdí ni pé mo mọ̀ pé ìmúlò àkókò àti ọgbọ́n wà fún ìrànlọ́wọ́. Àwọn míì jẹ́ ohun tó ní iye púpọ̀. Mo máa ń bẹ̀rẹ̀ síí n ṣe iṣẹ́ ọ̀fẹ́ nípa fífi àkókò mi sílẹ̀ láti ran àwọn èèyàn lọ́wọ́ bíi fífi ẹ̀kọ́ kọ́ àwọn ọmọ, rán àwọn aráàlú lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ oni tàbí àwọn ohun èlò tó wúlò fún, fún àwọn tó nílò. Ni gbogbo ìgbà mo máa ń kọ́ ìrírí tó dára jọ torí pé ó rí pé kíkọ́ ìrànwọ́ ìrànlọ́wọ́ jẹ́ ọ̀nà kan láti kọ́ ẹ̀kọ́ tuntun àti láti ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn ènìyàn ní ọ̀pọ̀ ìgbà. Mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ nígbà tí mo bá ní àkókò láìsí iṣẹ́ tó níra púpọ̀, tó níra púpọ̀. Ṣùgbọ́n nígbà mi mo tún máa ń lo, lo iṣẹ́ ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ìmúlò àkókò mi láti kọ́ ọgbọ́n tuntun fún àpẹ̀rẹ̀ nígbà tí mo bá ń rán ẹgbẹ́ kan lọ́wọ́ nínú ìṣètò àjọyọ̀ tàbí iṣẹ́ ìbánisọ̀rọ̀. Mo máa ń kọ́ bí a ṣe lè ṣe àtúnṣe ohun tí kò tọ́, bí a ṣe lè ṣàkóso ìbáṣepọ̀ àti bí a ṣe lè fi ìtara hàn. Èyí fi hàn pé iṣẹ́ ọ̀fẹ́ kì í ṣe fún ìfẹ́ ara ẹni nìkan, ó tún ń kọ́ ọgbọ́n ìfarabalẹ̀ àti ìbáṣepọ̀ rere sílẹ̀. Nígbà tí mo bá wà nínú iṣẹ́ ọ̀fẹ́, mo tún máa ń ṣe àkíyèsí ìmọ̀lára àwọn tó ń gba ìrànwọ́ ọ̀pọ̀ ìgbà. Ìrírí mi, mo ń kí wọ́n ní ìtara àti ayọ̀ ó sì ń fún wọn ní ìmọ̀lára pé a wà pẹ̀lú wọn. Ìmọ̀lára yìí kò kọ́ mi nípa pàtàkì ìfẹ́ re àti ìfarabalẹ̀. Mo tún mọ̀ pé iṣẹ́ ọ̀fẹ́ máa ń dá, máa ń dá ìbáṣepọ̀ sí ìtorí pé ó ń kọ́ ìbọ̀wọ̀ àti ìsọ̀kan ní àárín èèyàn. Ni gbogbo ìgbà mo máa ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn torí pé mo mọ̀ pé ohun tí mò ń ṣe ṣe ìyàtọ̀ kò kọ́ gbogbo wa ní ilé ọpọlọ àti pé mò ń fi àkókò mi ṣe ohun tó dára fún, fún àwọn mi. Mo tún rantí pé láì, láì ka ìṣòro tó wà nínú iṣẹ́ ọ̀fẹ́ bíi ìkúnà tàbí ìṣòro láti rí ohun tó yẹ kí a fi ran èèyàn lọ́wọ́, mo máa ń ṣe pẹ̀lú ìtara àti ìfarabalẹ̀. Ìmúlò yìí ò kọ́ mi ní ṣúrù ó sì tún jẹ́ nǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀ ìgbà tí mo fẹ́ràn dáadáa láti máa ṣe. Mo máa ń ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn student náà tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ àmúrelé wọn. Mo máa bá wọn ṣe lọ́fẹ̀ẹ́ láì gba owó. Àwọn student tó bá fẹ́ ṣe project wọn náà, mo máa ń bá wọn ṣe lọ́fẹ̀ẹ́ láti mú ìbáṣepọ̀ wa dúró dáadáa.

Ojú jẹ́ ọ̀kan lára àwọn apá kan ara tó ṣe pàtàkì jù lọ fún ènìyàn torí pé pẹ̀lú ojú ni a ti ń rí ayé, a sì ń mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká wa. Ni gbogbo ìgbà mo máa ń ṣe ìtọ́jú ojú mi dáadáa torí pé mo mọ̀ pé bí ojú bá dára, ìgbésí ayé rọrùn sí i. Mo máa ń gbìmọ̀ láti máa sùn láti máa sùn dáadáa torí ohun tó pẹ́ ran ojú lọ́wọ́ kí ó má bàjẹ́ ní gbogbo ọjọ́. Mo tún máa ń gbìmọ̀ láti ya ojú mi sílẹ̀ kúrò lórí ìmálẹ̀ fún, kúrò níbi ìmálẹ̀ fóònù tàbí kọ̀m̀pútà fún ìgbà díẹ̀ kí ojú lè sinmi. Mo tún mọ̀ pé jíjẹ oúnjẹ tó ní èso bí àti ẹ, ewé bí máa ń ran ojú lọ́wọ́. Àwọn oúnjẹ bí kárọ̀tì, ẹ̀fọ́ aláwọ ewé àti èso oríṣiríṣi ní vítámìn tó dára fún ojú. Nígbà tí èèyàn bá ń jẹ oúnjẹ tó dára, ó ń fi agbára fún ojú àti gbogbo ara. Mo gbà pé ìtọ́jú ojú kì í ṣe nínú ohun tí à ń rí ní nǹkan ṣùgbọ́n nínú ohun tí à ń jẹ àti bí a ṣe ń gbé ìgbésí ayé wa. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣe àkíyèsí pé ojú mi ń ṣiṣẹ́ dáadáa bí ó ṣe ń ká, bí mo ṣe ń wò nǹkan jìnnà àti bí mo ṣe ń ṣe iṣẹ́ ojúmọ́. Bí mo bá rí ìrora tàbí ìdàmú kà, mo máa ń gbìmọ̀ láti sinmi torí pé ìsinmi jẹ́ ọ̀nà pàtàkì láti jẹ́ kí ojú wa lágbára. Mo tún gbà pé mí mú omi púpọ̀ ran ojú lọ́wọ́ torí omi ń jẹ́ kí ara wa tutù, ojú sì ń ṣiṣẹ́ dáadáa. Láyi ká gbogbo èyí, mo mọ̀ pé ojú jẹ́ ohun pàtàkì tó rínà. A gbọdọ̀ máa ṣe ìtọ́jú rẹ̀. Àwọn èèyàn, àwọn èèyàn kan máa ń fi ojú wọn ṣiṣẹ́ jù bí wíwo fóònù pẹ́, pẹ́ tàbí wíwo TV láìsinmi, èyí sì le fa ìṣòro. Èmi máa ń gbìmọ̀ láti de èyí, èyí kú kí ojú mi lè wà ní ìlera. Níṣọ́kí mo gbà pé ojú mi dára torí pé ó máa ń ṣe ìtọ́jú rẹ̀ pẹ̀lú ohun tó pẹ́, oúnjẹ tó dára, mímu omi àti ìsinmi tó tọ́. Ojú tun ń dára ń jẹ́ kí ènìyàn rí ayé dáadáa ó sì ń ràn, ó sì ń ràn lọ́wọ́ nínú gbogbo ohun tó ń ṣe. Mo sì gbà pé gbogbo èèyàn gbọdọ̀ máa ṣe ìtọ́jú ojú wọn torí pé ojú jẹ́ ìmúlọ̀ ayé wa. Tí ẹ̀eyan bá tọ́jú ojú dáadáa, ẹ máa ń jẹ́ kí ẹ̀eyan ń rí, kí ojú ẹ̀eyan rẹwà sì, ẹ sì máa ń jẹ́ kí ẹ̀eyan ń rí nǹkan tí ẹ̀eyan bá ń ṣe dáadáa. A gbìmọ̀ kí àwọn ẹni tí ò bá sì rínà dáadáa pé wọ́n máa lo gíláàsì, gíláàsì fún short-- èyí táwọn ẹ̀ebọ́ máa ń pè ní short sightedness àti long sightedness. Wọ́n lo gíláàsì ẹ̀ebọ́ fún ìtọ́jú rẹ̀. Èyí yóò ranwon lọ́wọ́ láti máa rínà dáadáa pẹ̀lú gíláàsì wọ̀nyí. Láró kiwon sì máa ń fọ ojú wọn pẹ̀lú omi. A máa ń ran ojú lọ́wọ́ dáadáa àti mímu èso bí ọsàn, ọ̀gẹ̀dẹ̀. A máa ń ran ojú lọ́wọ́ ní gbogbo ìgbà.

Nígbà tí mo bá jí lójú òwúrọ̀, ohun àkọ́kọ́ ni pé mo máa ń dúpẹ́ mo rí ọjọ́ tuntun. Ìmọ̀lára ìdúpẹ́ yìí máa ń jẹ́ kí ọpọlọ mi balẹ̀. Ó sì ń fún mi ní ìtara pé ọjọ́ tuntun lè mú ohun rere wá. Lẹ́yìn èyí, mo máa ń ná ara mi díẹ̀ kí ara lè tú torí pé lẹ́yìn orun alẹ́ ara nílò ìrin dìé láti jí dáadáa. Ìmúlò kékeré yìí máa ń mú kí ẹ̀jẹ̀ rìn dáadáa nínú ara, ó sì ń jẹ́ kí n ní agbára. Lẹ́yìn náà mo máa ń lọ fún ojú àti ẹ̀yìn mi. Ìmọ́tótó òwúrọ̀ ṣe pàtàkì gan torí pé ó ń jẹ́ kí ẹ̀yìn ènìyàn ní ìtura àti ìgbọ́kàn kalẹ̀. Nígbà tí mo bá ń fọ ẹyìn mi, mo máa ń ní ìtura lẹ́nu, ó sì ń jẹ́ kí n lè bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn. Mo tún máa ń wẹ̀ ara mi ní òwúrọ̀ púpọ̀ ìgbà pàápàá tí mo bá ní ibi tí mo ń lọ. Ìwé òwúrọ̀ máa ń jẹ́ kí ara tutù ó sì ń jẹ́ kí ọpọlọ jí tán. Lẹ́yìn ìmọ́tótó, mo máa ń gba ìgbà díẹ̀ láti ronú nípa ọjọ́ tí mo fẹ́ ni. Mo máa ń ronú nípa ohun tí mo fẹ́ ṣàṣeyọrí, ibi tí mo fẹ́ lọ àti ohun tí mo fẹ́ parí. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti ní ìṣètò kí ọjọ́ mi má bàjẹ́ nítorí àmì ọkàn. Nígbà mii mo máa ń gbàdúrà tàbí ṣe ìṣàrò ìṣàrò díẹ̀ torí pé èyí ń fún mi ní àlàáfíà ọpọlọ àti ìmọ́lára ìtẹ́lọ́rùn. Lẹ́yìn èyí, mo máa ń jẹ oúnjẹ òwúrọ̀. Oúnjẹ òwúrọ̀ ṣe pàtàkì torípé òun fún ara ní agbára fún gbogbo ọjọ́. Bí o bí mo bá bá jẹ́ tí bí mo bá jẹ oúnjẹ dáadáa ní òwúrọ̀ ara mi máa ń ṣiṣẹ́ dáadáa. Mi ò sì ní rí ronú. Mo máa ń gbìmọ̀ láti jẹ nǹkan tó ní ànfàní fún ara bí àkàrà, ẹyin, èso tàbí omi. Mímú mímú omi ní òwúrọ̀ tún máa ń ran ara lọ́wọ́ gan. Nígbà tí mo bá ti parí gbogbo èyí, mo máa ń múra sí iṣẹ́ ọjọ́ọ. Mo máa ń wo ohun tí mo bá ohun tí mo máa ń wò, mo sì máa ń ṣètò ohun tí mo máa ń mú lọ. Èyí ń jẹ́ kí n má ṣe yára tàbí gbàgbé nǹkan. Mo gbàá, mo gbà pé ẹni tóbá ṣètò òwúrọ̀ rẹ̀ dáadáa, ọjọ́ rẹ̀ máa ń lọ dáadáa ní gbogbo ìgbà. Mo tún máa ń gbìmọ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìmọ́lára. Bí mo bá bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ìbànújẹ́ tàbí ìbani lórúkọ, ó lè kan gbogbo ọjọ́ mi ṣùgbọ́n bí mo bá ní ìtara àti ọjọ́ mi ìtara àti òníwe, ọjọ́ mi máa rọrùn. Mo máa gbìmọ̀ láti rẹ́rìn díẹ̀ láti bá ènìyàn sọ̀rọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀ àti láti ní ìtara pẹ̀lú ọjọ́ tuntun lee mú ìbùkún wá. Mo sì má ń mo sì máa ń ṣe exercise larọ kùtùkùtù. Mo máa ń jog fún kìlómítà mẹ́ta àlọ́ àtabọ̀ kí n lè bá mú ara mi yá.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú irin rí. Ìgbà àkọ́kọ́ tí mo gun ọkọ̀ ojú irin, inú mi kún fún ìtara àti díẹ̀ nínú ìbànújẹ́. Mo ti rántí pé mo wà lẹ́gbẹ omi ńlá kan, afẹ́fẹ́ tútù sì ń fẹ́ lórí omi. Nígbà tí mo wọ ọkọ̀ náà kúrò, mo ní ìmọ̀lára tuntun torí pé ọkọ̀ ojú omi kìí rìn bí ọkọ̀ lórí ilẹ̀, ó ń wò o nwo díẹ̀ pẹ̀lú ìsàn omi. Ní ìbẹ̀rẹ̀, ara mi yìí ara mi yìí díẹ̀ torí pé mi ò tí ì mọ ìrìn omi. Ṣùgbọ́n lẹ́ yìn ìgbà díẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní ìtura bí ọkọ̀ ṣe ń lọ lórí omi mo ń wo bí omi ṣe ń yí ká bí ìmọ́lẹ̀ orun ṣe ń tàn lórí omi tí omi ṣe ń dà bí wúrà ó dá mi lójú pé àdáyébá ayé lẹ́wà gan-an. Mo rí àwọn ẹja díẹ̀ tí ń fò sórí omi, mo sì rí bí àwọn ẹyẹ omi ṣe ń rìn lórí òfuurufú. Gbogbo èyí mú kí ìrìnàjò náà dùn sí i. Ohun tí mo tún rántí ni pé àwọn èèyàn inú ọkọ̀ náà ń rẹ́rìn-ín, wọ́n sì ń bá ara wọn sọ̀rọ̀. Ẹ̀yí fi hàn pé ọkọ̀ ojú omi kì í ṣe fún ìrìnàjò nìkan, ó tún jẹ́ ibi tí ìbáṣepọ̀ àti ayọ̀ ti ń ṣẹlẹ̀. Mo tún gbọ́ ohun ìrìn omi tí ọkọ̀ ń ṣe, ohun súnsú tí omi ń lù ẹgbẹ́ ọkọ̀. Ohun yìí máa ń jẹ́ kí ọpọlọ balẹ̀. Nígbà tí a dé ibi tí à ń lọ, mo ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn pé mo ti ní ìrírí tuntun. Mo kọ́ pé ọkọ̀ ojú omi kọ́ èèyàn ní súúrú torí pé kò yára bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ó tún kọ́ mi láti ní ìgbòyà láti gbìmọ̀ ohun tuntun torí pé bí mo bá bẹ̀rù, mi ò ní ní ìrírí yẹn rárá. Lẹ́yìn ìrìnàjò yẹn, mo bẹ̀rẹ̀ sí í fẹ́ràn omi àti ìrìnàjò lórí omi. Mo mọ̀ pé omi ní agbára àti ẹwà, ṣùgbọ́n a gbọdọ̀ máa ṣọ́ra nígbà gbogbo bí fi fi aṣọ ààbò wọ àdá ààbò ṣe pàtàkì gan-an lórí omi. Níṣókí, gígùn ọkọ̀ ojú omi jẹ́ èyí tó kún fún ìtara, ẹwà, àdáyébá àti ìmọ̀ tuntun. Ó kọ́ mi ní súúrú, ìgbọ̀yà àti bí mo ṣe lè gbádùn ayé yíká mi tí mo bá ní àǹfààní. Lẹ́ẹ̀kan sí, èmi yóò tún gun ọkọ̀ ojú omi torí pé ìrìnàjò lórí omi ní ìtura ọpọlọ tó dára. Bí a ṣe ń lọ, mo rí ẹja tí àwọn èèbó ń pè ní dolphin. Àwọn ẹja òun, wọ́n dàbí, wọ́n ń bá àwọn èèyàn ṣeré. A ń wò wọ́n tí wọ́n sì ń fò nínú omi, tí wọ́n sì ń bá wọn ṣeré, tí wọ́n ṣe ń wẹ̀ nínú omi àti pẹ̀lú ọmọ wọn tí wọ́n ń ṣeré lọ, tí wọ́n ń ṣeré bọ̀, tí wọ́n sì ń ta omi sí wa lára nínú ọkọ̀ ojú omi náà. Mo gbádùn ìrírí yìí nítorí pé mo rí pé gbogbo àwọn èèyàn wọ́n ń rẹ́rìn-ín sí gbogbo nǹkan tí àwọn ẹja dolphin náà ń ṣe.

Èdè tí mo fẹ́ kọ́ jù lọ ni ọ̀pọ̀ èdè ayé, torí pé èdè jẹ́ bó ti ní í ṣe ìbáṣepọ̀ ìmọ̀ àti àṣà àwọn ènìyàn, jẹ́ kí n ṣàlàyé. Ni àkókò mo ní ìfẹ́ láti kọ́ Gẹ̀ẹ́sì dáadáa sí torí pé ó jẹ́ èdè tí a fi ń bá ayé púpọ̀ sọ̀rọ̀. Pẹ̀lú Gẹ̀ẹ́sì, ẹ̀yan lè ka ìwé, wo fíìmù, kọ́ ẹ̀kọ́ lórí ìkànnì ayélujára àti bá àwọn èèyàn láti orílẹ̀-èdè oríṣiríṣi sọ̀rọ̀. Mo rí i pé ẹni tí ó mọ̀ Gẹ̀ẹ́sì dáadáa ní àǹfààní púpọ̀ nínú iṣẹ́ ẹ̀kọ́ àti ìbáṣepọ̀. Lẹ́yìn náà, mo tún fẹ́ kọ́ èdè Áràbì torí pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìtàn, ẹ̀sìn àti àṣà púpọ̀. Áràbì jẹ́ èdè tí ó lẹ́wà ní ìkọ̀wé àti ní ìtàn rẹ̀. Ẹni tí ò mọ̀ Áràbì lè ka àwọn ìwé ìtàn àtijọ́, lè lóye àṣà àwọn orílẹ̀-èdè Arab, ó sì lè ní ìmọ̀ jinlẹ̀ sì nípa àṣà àti ẹ̀sìn. Mo tún nífẹ̀ẹ́ sí Faransé torí pé ọ̀pọ̀ orílẹ̀-èdè ní Áfríkà ń sọ Faransé. Bí ẹ̀yan bá mọ̀ Faransé, o lè rìn ìrìnàjò lọ sí orílẹ̀-èdè wọ̀nyí, ó sì lè bá àwọn èèyàn sọ̀rọ̀. Faransé tún jẹ́ èdè ìfẹ́ àti àṣà. Ọ̀pọ̀ orin àti fíìmù wà ní èdè náà. Kí n tó kọ́ èdè tuntun, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ kékeré. Báwo ni a ṣe ń kí? Báwo bí a ṣe ń dúpẹ́? Bí a ti ṣe ń bẹ̀rẹ̀ ìbéèrè? Bí a ti ṣe ń bí a ti ṣe ń bẹ̀rẹ̀ ìbéèrè? Bí a ti ṣe ń kí èèyàn àti bí a ti ṣe ń kí ẹ̀pẹ̀ ni ó dààbọ̀. Lẹ́yìn náà, mo máa ń gbọ́ orin, wo fíìmù àti ká ní èdè náà torí pé èyí máa ń ràn mí lọ́wọ́ láti mọ̀ bí a ṣe ń sọ ó gidi. Mo tún máa ń ṣe àdánwò láti bá ẹni tí ó mọ èdè náà sọ̀rọ̀ torí pé ìmúlò ni mú kí èdè wá lórí ara. Ìdí pàtàkì tí mo fi fẹ́ kọ́ èdè ni pé èdè ń ṣe ìlékùn sí ọ̀pọ̀ àǹfààní. Ó ń jẹ́ kí ẹ̀yin lóye ayé dáadáa, kó mọ àṣà àwọn ẹ̀mí, kó sì ní ìbáṣepọ̀ rere. Mo gbà pé ẹni tí ó mọ èdè púpọ̀ dàbí ẹni tó ní ọ̀pọ̀ ọ̀nà sí ayé. Nisoki mo fẹ́ kọ́ Gẹ̀ẹ́sì, mo fẹ́ kọ́ Gẹ̀ẹ́sì, sì Áràbì àti Faransé torí pé wọ́n ní àǹfààní fún ìmọ̀, ìrìnàjò àti ìbáṣepọ̀. Kíkọ́ èdè tuntun jẹ́ ìrìnàjò tó ń kó ṣúrù àti ìta, ṣùgbọ́n èrè rẹ̀ pọ̀ gan. Mo sì tún fẹ́ kọ́ èdè Chinese àti Korean nítorí pé ní èdè wọn náà dùn sọ, kò sì ṣòro láti kọ́, àti èdè Swahili. Mo fẹ́ kọ́ òun náà kí n lè mọ̀ bá àwọn èèyàn tí ó ń sọ èdè òun, kí n lè bá wọn, kí n lè mọ̀ bá wọn sọ̀rọ̀

Ibi tí mo máa ń ra ǹkan jẹ́ ohun tó dá lórí ohun tí mo fẹ́ rà, àkókò tí mo ní, àti bí mo ṣe fẹ́ kí ìrírí rírà náà rí. Ni ọ̀pọ̀ ìgbà, mo máa ń lọ sí ọjà ìbílẹ̀ láti ra ǹkan. Ọjà ìbílẹ̀ ní ìrìnàjò, ní ìrìnàjò tí ẹ̀, ohun ìrọ̀ àwọn oníṣòwò bí wọ́n ṣe ń pe àwọn oníbàárà àti bí àwọn ǹkan ṣe ń kún fún àwọn oríṣiríṣi. Ní ọjà bẹ́ẹ̀, mo lè rí oúnjẹ tuntun, èso, ẹ̀fọ́, àti àwọn ohun èlò ilé. Ohun tí mo fẹ́ràn nípa ọjà ìbílẹ̀ ni pé mo lè bá oníṣòwò sọ̀rọ̀ beere,, beere ìdíyelé kí n sì yan ohun tó dára jù. Nígbà mì, mo máa ń duna, mo máa ń dúnà díẹ̀ torí pé ó jẹ́ apá kan àṣà ọjà. Èyí máa ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn pé mo ra ohun tó tọ́ sí iye owó rẹ̀. Lẹ́yìn ọjà ìbílẹ̀, mo tún máa ń ra ǹkan ní ṣọ́ọ̀bù ńlá tàbí supermákẹ̀ẹ̀tì. Ibi bíì máa ń da torí pé a máa ń ṣètò ǹkan dáadáa, ó sì rọrùn láti rí ohun tí a fẹ́. Ní supermákẹ̀ẹ̀tì, mo lè ra ǹkan bí i oúnjẹ tí a ti, tí a ti pamọ́, ohun mímu, aṣọ tàbí ohun èlò ojúmọ́. Mo fẹ́ràn bí wọ́n ṣe ń fi iye owó sí gbogbo ǹkan kedere torí pé ó ń jẹ́ kí mọ ìyè tí mo máa ná kí n tó dé ibùdó ìsanwó. Ní àkókò mi, pàápàá tí mo bá fẹ́ ra ohun tó yàtọ̀ tàbí mi ò ri, mo bí ò ri, nítòsí, mo lè lọ rírà lórí ayélujára. Rírà lórí, rírà ǹkan lórí, rírà ǹkan lórí ayélujára rọrùn torí pé mi ò ní láti rìn jìnà. Mo kàn wò fọ́tò ka àlàyé kí n sì pàṣẹ. Ohun tí mo máa ṣe ni pé mo máa, mo máa ń ṣe iyẹ̀wò ìdán, ìdánilójú àwọn oníbàárà mi kí n tó rà torí pé mo fẹ́ mọ̀, mo fẹ́ mọ̀ bóyá ohun náà dára gidi síbẹ̀. Mi ò kà, mi ò kàn ra ǹkan láì rọrùn. Mo máa ń ṣe àkó, àtókò ohun tí mo fẹ́ rà kí n tó lọ sí ọjà. Èyí máa ń ràn mí lọ láti má ra ǹkan tí mi ò nílò kí n sì ṣètò owó mi dáadáa. Mo tún máa ń fi iye owó wé ki dára nnkan kí n, kì í ṣe pé ohun tó gbówó jù ni ó dára jù lọ ní gbogbo ìgbà. Ohun pàtàkì fún mi ni dídára ìtẹ́lọ́rùn àti ìlò pipẹ́. Bí nnkan bá wúlò tí yóò sì pẹ́, ó máa ń ní ìtẹ́lọ́rùn pé, pé mo ná owó mi dáadáa. Mo tún fẹ́ràn rírà, rírà lọ́dọ̀ àwọn oníṣòwò tí wọ́n ní ìbọ̀wọ̀ àti ìtọ́jú oníbàárà dáadáa torí pé ìbáṣepọ̀ dá, ìbáṣepọ̀ dáa máa ń mú kí ìrírí rírà dùn sí. Ni sóòkì, mo máa ń ra nnkan ní ọjà ìbílẹ̀, supermákẹ̀ẹ̀tì àti ayélujára dá lórí ohun tí mo fẹ́ àti àkókò tí mo ní, tí mo nílò rẹ̀.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi jẹ́ àwọn nǹkan tí à ń, tí ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa, láti ṣètò iṣẹ́ àti láti bá àwọn èèyàn sọ̀rọ̀ rọrùn. Ni àkókò ohun èlò tó ṣe pàtàkì jù ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíí fóònù àti kọ̀m̀pútà. Pẹ̀lú fóònù, mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí-kí-kíákíá, gba ìròyìn tàbí fi ìfàránṣẹ́ ránṣẹ́. Kọ̀m̀pútà jẹ́ ṣí ń ràn mí lọ́wọ́ láti kọ̀wé, ṣètò ìwé iṣẹ́ àti láti ṣe ìbádé. Ni ayé òní, iṣẹ́ púpọ̀ dá lórí ẹ̀-ìm-ìmọ̀ ẹ̀rọ, torí náà àwọn ohun èlò wọ̀nyí ṣe pàtàkì gan. Bí wọ́n bá dá iṣẹ́ mọ́, máa ń rọrùn, bí wọ́n bá bàjẹ́, iṣẹ́ máa, iṣẹ́ lè dà dúró. Lẹ́yìn náà, ìwé àti pẹ́ẹ̀nù tún ṣe pàtàkì bí ó tilẹ̀ jẹ́ pé a ní ẹ̀rọ ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kọ àkíyèsí sílẹ̀ lórí ìwé. Kíkọ ohun sílẹ̀ ń ràn mí lọ́wọ́ láti rantì iṣẹ́, àkókò, ìpàdé tàbí ẹ̀rọ tuntun. Ìwé jẹ́ bí ìrántí kejì fún mi nígbà mí ẹ̀rọ tó dára máa ń wà lójijì. Bí mo kò bá kọ ọ́ sílẹ̀, ó lè sọnù. Ohun èlò mìí ni ago tàbí kàlẹ́ńdà. Àkókò ṣe pàtàkì ní ibi iṣẹ́. Mi mọ̀ àkókò tí a gbọdọ̀ parí iṣẹ́ tàbí dé ìpàdé ń jẹ́ kí n jẹ́ ẹni tó ní ìdánilójú. Ago, a-ago ń kó kọ́ mi ní ìṣètò àti ìbọ̀wọ̀ fún àkókò àwọn mi níbi iṣẹ́. Ẹni tí ó mọ̀ ń ṣètò àkókò máa ṣè, máa ń ṣàṣeyọrí ju. Mo tún ka ayé, ayé iṣẹ́ tó mọ́ gẹ́gẹ́ bí ohun èlò pàtàkì. Bí tàbílí ìṣẹ́ bá mọ̀, ọpọlọ máa ń balẹ̀, iṣẹ́ sì máa ń lọ dáadáa. Sísè ìtọ̀-ìtọ̀lẹ̀ṣẹ́ ṣẹ́ àwọn ìwé, fi n fi nǹkan sí ibi tí wọ́n yẹ àti mímọ̀ àyíká ń mú kí iṣẹ́ pẹ̀lú, kí iṣẹ́ pẹ̀lú ìta àyíká tó dáa lè mú èèyàn ronú dáadáa. Ohun èlò pàtàkì mìíràn ni ìmọ̀ àti ọgbọ́n. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n kì í ṣe ohun tí ó lè fọwọ́ ọ, ó lè fọwọ́ kán, wọ́n ṣe pàtàkì jù lọ. Ìmọ̀ iṣẹ́ bí a ṣe ń bá èèyàn sọ̀rọ̀ àti bí a ṣe ń yanjú ìsọrọ̀ jẹ́ ohun èlò gidi ní ibi iṣẹ́. Ẹni tó ní ọgbọ́n àti ìfarabalẹ̀ máa ń ṣiṣẹ́ dáadáa ju ẹni tó ní ohun èlò lápò ṣùgbọ́n kò ní ọgbọ́n. Mo tún rántí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ gẹ́gẹ́ bí ohun èlò níbi iṣẹ́. Kì í ṣe ẹni kan ṣoṣo ní ṣiṣẹ́. Àjọṣe àti ìbáṣepọ̀ ń jẹ́ kí iṣẹ́ rọrùn. Bí a, bí a bá ní ìbọ̀wọ̀ fún ara wa, a lè ran ara wa lọ́wọ́, a sì lè ṣàṣeyọrí pọ̀. Ní ṣókí, àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni fóònù àti kọ̀m̀pútà, ìwé àti pẹ́ẹ̀nù, ago tàbí kàlẹ́ńdà, àyè iṣẹ́ àti router náà tá mo fi connect mọ́ íńtánẹ́ẹ̀tì láti wo ayélujára.

Bẹ́ẹ̀ni, mo lè jẹun nínú ọkọ̀ mi nígbà mín, ṣùgbọ́n ó dá lórí àyí-àyí dá àyí dá àti bí ọjọ́ ṣe rí. Ní ìgbésí ayé ojúmọ́, ọ̀pọ̀ ènìyàn máa ń ní ọjọ́ tó kún fún iṣẹ́ àti ìrìn àjò. Nígbà mí, àkókò kò pọ̀ tó láti jókòó ní ilẹ̀ ilé oúnjẹ tàbí láti padà sílé kí a tó jẹun. Ni irú ìgbà bẹ́ẹ̀, jíjẹun nínú ọkọ̀ lè jẹ́ ojútùú. Ó ń jẹ́ kí èèyàn fi àkókò pamọ́, pàápàá jùlọ tí a bá wà lójú popọ̀ tàbí ní àárín ìrìn àjò pípẹ́. Síbẹ̀, mi ò kà á sí àṣà ojoojúmọ́. Mo máa ń gbìmọ̀ kí n lè jẹun ní ibi tó balẹ̀ torí jíjẹun dáadáa nílò ìfàrabalẹ̀. Nígbà tí èèyàn bá jókòó dáadáa, ó lè jẹun lọ́ọ̀rá, ó sì lè gbádùn oúnjẹ náà. Jíjẹun nínú ọkọ̀ nígbà mí lè mú kí ẹ̀yàn yara jẹ tí kò sì jẹ́ kí oúnjẹ tutù tàbí dùn bí ó ṣe yẹ. Mo tún rántí ìmọ́tótó, ọkọ̀ jẹ́ ibi tí a ti máa ń wọ́ wolu pẹ̀lú bàtà tàbí oríṣiríṣi ibi, a sì lè fi erúku tàbí kòkòrò wọlé. Bí a bá fẹ́ jẹun nínú ọkọ̀, ó ṣe pàtàkì kí a jẹ́ ẹni tó mọ̀ n fí- ẹni tó mọ̀ fífò ọwọ́, lílò aṣọ ìtẹ́ àti fífi ìdọ̀tí sí àpò ìdọ̀tí. Èyí ń dáàbòbo ilẹ̀rá, ó tún ń dá lórí irú oúnjẹ. Oúnjẹ tí kò rọrùn láti tú tàbí ta omi jáde dára jù fún ọkọ̀ bí àkàrà, sandwichi, èso tàbí oúnjẹ tí a ti gba sí- sínú àpótí dáadáa. Oúnjẹ omi púpọ̀ tàbí ọbẹ̀ lè fa ìṣòro kó bá- kó bá jẹ́ aṣọ tàbí inú ọkọ̀ ní ti iléra. Mo gbà pé jíjẹun pẹ̀lú ìsinmi dára jù. Nígbà tí a bá ń sinmi, ara ń gba oúnjẹ dáadáa, ọpọlọ sì ń balẹ̀. Jíjẹun ní- jíjẹun ní kankan tàbí pẹ̀lú ìbànújẹ́ lè nípa lórí bí ara ṣe ń tú oúnjẹ. Torí náà, bí ó tilẹ̀ jẹ́ pé mo lè jẹun nínú ọkọ̀ nígbà mí, mo máa ń gbìmọ̀ kí n ní àkókò jíjẹun tó pé óhun mi ní ààbò. Kò yẹ kí n èèyàn jẹun nígbà tó ń wakọ̀. Ìfọkànsí gbọdọ̀ wà lórí ọ̀nà. Bí ebi bá ń pa ènìyàn gan-an, ó dára kí ó duró sí ibi tó bófin mú kó jẹun tán kó tẹ̀síwájú. Ilẹ̀ra áti ààbò ṣe pàtàkì jù ìyára lo. Ní ìpari, jíjẹun nínú ọkọ̀ kì í ṣe ohun burú bí a bá ṣe pẹ̀lú ìṣètò, ìmọ́tótó àti ààbò. Ṣùgbọ́n jíjẹun ibi tó balẹ̀ pẹ̀lú ọkọ̀ tó pé máa ń jẹ́ kí èèyàn gbádùn oúnjẹ dáadáa kí ara sì ní ilẹ̀ra. Mo máa ń ya ohun tó dára jù lọ gẹ́gẹ́ bí àyí dáyì dá ọjọ́. Ní ìwòyí, oúnjẹ kì í ṣe fún kíkún inú nìkan, ó tún ń jẹ́ kí àkókò ìsinmi wá- ó kì n jẹ́ kí àkókò ìsinmi wá dáadáa.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò tí ojú ọjọ́ bá tutù díẹ̀, tí ọ̀hún kì í, tí ọ̀hún kì í gboná jù, tí afẹ́fẹ́ sì ń fẹ́ pẹ̀lú ìtùnú. Ni ọ̀pọ̀ ìgbà, èyí máa ń ṣẹlẹ̀ ní àárín àkókò ìròyìn ọjọ́ àti ìgbà tí ọjọ́ ń dínkú. Mo fẹ́ràn àkókò yìí torí pé àyíká máa ń rẹwà, ilẹ̀ máa ń tutù, igi àti ewéko máa ń yó, yọ̀ dáadáa. Ní àkókò bẹ́ẹ̀, ó rọrùn láti ṣiṣẹ́ àti láti sinmi. Oòrùn kì í rí ènìyàn, ìtútù sì kì í mú kí ara dí. Ó jẹ́ àkókò tí mo lè rí ki ṣe iṣẹ́ mi pẹ̀lú ìfarabalẹ̀ kí n sì ní ìtara. Ọ̀pọ̀ ènìyàn máa ń ní ìmọ̀lára ayọ̀ nígbà tí ojú ọjọ́ bá dá torí àyíká ní ipa lórí bí a ṣe ń ró àti bí a ṣe ń, bí ara ṣe ń ṣiṣẹ́. Mo tún fẹ́ràn àkókò tí ọjọ́ bá ń rọ̀, tí, tí òjò bá ń rọ̀ díẹ̀ díẹ̀. Ohun ọjọ́ lórí òòlè máa ń mú ìbànújẹ́ kúrò lọ́kàn. Ó sì máa ń jẹ́ kí ènìyàn fẹ́ ìsinmi tàbí ka ìwé. Ọjọ́ tún jẹ́, òjò tún jẹ́ kí afẹ́fẹ́ mọ́, ewéko sì máa ń dínkú. Nígbà bẹ́ẹ̀, ìrìnàjò, ìrìnàjò máa ń dùn, òòrùn, oòrùn alẹ́ máa ń dùn gan. Síbẹ̀, mo tún mọ̀ pé gbogbo àkókò ọdún ní àǹfàní, ní àǹfàní ti ẹ̀. Àkókò ooru lè jẹ́ àkókò ìṣẹ́kọ́, àkókò tútù lè jẹ́ àkókò ìsinmi. Ṣùgbọ́n fún mi, ìdápọ̀ ìtútù díẹ̀ pẹ̀lú òjò kékeré ni mo máa ń gbádùn jù. Ó mú kí ara balẹ̀, ó sì mú, ó sì ń jẹ́ kí n ní ìmọ̀lára rere. Ní ìparí, àkókò ọdún tí mo fẹ́ràn jù ni èyí tí ọjọ́, ojú ọjọ́ bá dá tí kò gboná jù, tí kò sì tutù jù. Ìdí ni pé àkókò bẹ́ẹ̀ ń jẹ́ kí iṣẹ́ rọrùn, ìsinmi dùn àti ìgbà ayé lójoojúmọ́ lò pẹ̀lú ìtẹ́lọ́rùn. Gbogbo àkókò ọdún dára, ṣùgbọ́n èyí ni mo níìfẹ̀ẹ́ sí jù lọ. Mo tún níìfẹ̀ẹ́ sí àkókò nígbà tí snow, èyí ta-- ǹkan tí àwọn òyìnbó ń pè ní snow bá ń rọ̀. Àmọ́ kò kì í rọ̀ ní Naìjí, ilẹ̀ Nàìjíríà. Ilẹ̀ àwọn orí ókè bí i Amẹ́ríkà, China, South Korea ni tí máa ń rọ̀. Ìgbà tí mo lọ síbẹ̀ ni mo rí ìrírí rẹ̀, mo sì gbádùn rẹ̀ dáadáa. Mo fẹ́ kí ì lọ sí ibi bọ̀ wá kí n lè rí ìrírí òun lẹ́ẹ̀kan sì. Ohun tórípé ni ó fún mi ní ìfọ̀kànbalẹ̀ kí n sì mú ọpọlọ mi balẹ̀ kí n lè rí bí iṣẹ́ mi dáadáa, kí n sì rí bí i ronú àti ṣe gbogbo ǹkan tí mo fẹ́ lásìkò tó yẹ. Nígbà tí snow bá ń rọ̀, mo máa ń jáde síta láti bá àwọn ẹ̀yàn ṣeré. Ohun tó-- a máa ń fi snow hàn, a máa ń fi ṣeré dáadáa.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ kì í ṣe nítorí adùn nìkan, ṣùgbọ́n torí ìmonlára ìlera àti ìrántí tí ó ń mú wá ní ti gidi. Mo nífẹ̀ẹ́ púpọ̀ sí oúnjẹ ìbílẹ̀ Yorùbá torí pé wọ́n kún fún èròjà aládàáni, wọ́n sì ní adùn tó jilẹ̀. Oúnjẹ Yorùbá sábà máa ń ní àkúnyà, irú, àti adùn tí kò rọrùn láti gbàgbé. Ọ̀kan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn gan ni iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Iyán tí á lu dàda, tí kò ní lómúlomu, ti ko ni lomulomu tí ó rọrùn láti mú pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tó ní ẹran, ẹja àti ẹ̀fọ́. Irú oúnjẹ bẹ́ẹ̀ máa ń mú inú dùn gan. Adùn ẹ̀gúsí tí a bá fi oríṣiríṣi èròjà sí bíi irú, ata, àlùbọ́sà àti epo pupa máa ń ní òórùn àti adùn tó ń mú kí ènìyàn fẹ́ jẹ́ sí i. Mo tún fẹ́ràn àmàlà pẹ̀lú ewédú àti gbẹ̀gìrì. Oúnjẹ yìí jẹ́ ohun tí ọ̀pọ̀ ènìyàn Yorùbá máa ń ṣe oúnjẹ ìtẹ́lọ́rùn bí a bá sè é dáadáa pẹ̀lú stew kékere lórí. Ó máa ń dùn gan. Ohun tó n mú kí n fẹ́ràn rẹ̀ ni pé kò wúwo jù, ó sì rọrùn fún ara láti tú. Ọ̀pọ̀ èèyàn máa ń jẹ àmàlà ní ọ̀sán tàbí ní alẹ́, ó sì máa ń jẹ́ kí wọ́n sùn dáadáa. Nípa ìrẹsì, mo nífẹ̀ẹ́ sí jollof rice tó jina dáadáa. Ìrẹsì jollof rice, tí a fi ata, tòmátì, ata oró àti tùràrí sè máa ń ní adùn alárinrin bí a bá fi ẹran tàbí adìye sí pẹ̀lú plantain tí a dín. Ó di oúnjẹ ajẹkẹ́yìn. Jollof rice sábà máa ń wá ní ayẹyẹ torí náà ó tún ní ìmolára ayọ̀ àti àjọṣe. Ṣùgbọ́n kí ì ṣe oúnjẹ tó dùn nìkan ni mo kà sí pàtàkì, ìlera tún ṣe pàtàkì. Mo fẹ́ràn oúnjẹ tó ní ìwontunwonsi, ẹ̀fọ́ fún vitamin, ẹran tàbí ẹja fún protein àti ìrẹsì tàbí àti àti ìrẹsì tàbí èso fún agbára. Bí a ṣe ń jẹun dáadáa ni ara ṣe ń ṣiṣẹ́ dáadáa. Oúnjẹ tó kún fún epo jù tàbí súgà jù lè dùn, ṣùgbọ́n kò dára fún ara ni pípé. Mo tún gbà pé bí a ṣe ń jẹun ṣe pàtàkì. Bí ohun tí a ń jẹ jẹ́ jù ni ìtẹ́lọ́rùn. Láì yára pẹ̀lú ìmolára, ọpe máa ń jẹ́ kí oúnjẹ dùn sì ní ilẹ̀ púpọ̀. Àkókò jíjẹun jẹ́ àkókò tí ebi ti máa ń jókò pọ̀, tí wọ́n mti won á ti bá ara wọn sọ̀rọ̀. Ẹ̀yíi máa ń mú ìbáṣepọ̀ lágbára. Irú oúnjẹ tí mo fẹ́ràn ní èso bí ọ̀gẹ̀dẹ̀, ọsàn àti máńgò. Wọ́n dùn láì jẹ́ kó wúwo, wọ́n sì dára fún ìlera ní gbígbóná. Èso tútù máa ń tún ara ṣe.

Ní gbogbo ọ̀sẹ̀, mo máa ń gbìmọ̀ pé àkókò kan lè jẹ́ fún ẹbí, mo mọ̀ pé àkókò tí a lò pẹ̀lú ẹbí kì í ṣe fún fífi ọjọ́, ọjọ́ kọjá nìkan, ṣùgbọ́n fún ìbáṣepọ̀, ìmọ̀lára, ìfẹ́ àti ìtẹ́lọ́rùn gbogbo gbogbo. Lẹ́yìn iṣẹ́, mo máa ń dúró diẹ́ kí n sì mí, kí n sì ráyè ṣe àfihàn ìfẹ́ mi sí àwọn ọmọ ẹbí àti àwọn ọmọ àgbà. Ni àkókò tí mo wà pẹ̀lú ẹbí, mo máa ń jókòó káàkiri tí a ò ti ba ara wa sọ̀rọ̀. Àwọn ọ̀rọ̀ yìí lè jẹ́ ti ìṣẹ̀lẹ̀ ojúmọ́, ìrìnàjò tó ṣẹlẹ̀ tàbí ohun tó ń ṣẹlẹ̀ lórí ayélujára. Mo tún máa ń bẹ̀ ìròyìn nípa àwọn ṣé àwọn bí, ìròyìn nípa bí wọ́n ṣe wà, bí wọ́n ṣe ń rí iṣẹ́ àti ilẹ̀ra àti ohun tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ tó ń bọ̀. Ìbáṣepọ̀ yìí máa ń mú kí gbogbo wa mọ ara wa dáadáa, ó sì tún ìbànújẹ́ kúrò lọ́kàn. Mo tún fẹ́ràn láti jẹun pẹ̀lú ẹbí ní ilẹ̀. Bí a ṣe máa ń jẹun pọ̀, àjọṣe ńlá dá sí ọ̀pọ̀ ìgbà ni a máa ní ìrìnàjò láti pẹ̀lú, pẹ̀lú oúnjẹ boyà ìrẹsì pẹ̀lú ọbẹ̀, àmàlà pẹ̀lú ewédú tàbí ẹran tàbí ẹja. Nígbà oúnjẹ, a máa ń fi ìmọ̀lára ọgbẹ́ hàn, a sì máa ń sọ̀rọ̀ ní kó dà, kó dà. Ó jẹ́ àkókò tí ìbáṣepọ̀ láàárín wa máa ń lágbára tí a, tí ìfẹ́ wa sì ń pọ̀ sí. Lẹ́yìn oúnjẹ, mo máa ń fi àkókò ṣe eré adani da pẹ̀lú ọmọdé àti àwọn àgbà. Bí ki wọ́n lọ sí ọkọ̀, ki wọ́n lọ sí ọgbà tàbí ki wọn ṣe eré ìdárayá pẹ̀lú mi. Àkókò yìí máa ń jẹ́ kí ìbáṣepọ̀ wa lágbára, ó sì ń kọ́ wa ní ìfarabalẹ̀, ìfaramọ́ àti ìtẹ́lọ́rùn. Mo tún nífẹ̀ẹ́ tí, mo tún nífẹ̀ẹ́ láti kó ẹbí ní ohun, ohun tuntun bí fífi kọ́ ẹ̀kọ́ lórí kọ̀mpútà jíjẹ kí wọ́n kọ orin tàbí ìtàn tàbí kọ́, kọ́ wọn ní ìmọ̀ lórí àṣà àti ọ̀kọ̀sílẹ̀ ìtàn ìdílé. Nígbà tí gbogbo wa bá kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ara wa, àjọṣe ńlá gbára, ìrònú wa sì ń pọ̀. Ni gbogbo ìgbà tí mo bá wà pẹ̀lú ẹbí, mo tún máa ń ṣí ata wọn àgbà àti ìtọ́jú ọmọdé, fífi àkókò fún wọn àgbà láti sọ ìtàn kí wọ́n lè kọ́ wa ní ìmọ̀ tàbí kí a ráyè ṣe ohun tí ọmọdé fẹ́ jẹ́ kó ní ìtẹ́lọ́rùn ṣe pàtàkì gan. Àkókò bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ìmọ̀lára ìdílé túbọ̀ lágbára, ó sì ń kọ́ wa ní ìfarabalẹ̀ àti ìbáṣepọ̀ tó dára. Nípa e pe mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni pé mo máa ń sọ̀rọ̀, jẹun pọ̀, ṣe eré àti ìdárayá, kọ́ ẹ̀kọ́ pẹ̀lú wọn àti fi ìfẹ́ hàn sí wọn. Àgbà àti ọmọdé, ìmọ̀lára, ìbáṣepọ̀ àti ìtẹ́lọ́rùn ni ohun tó ṣe, ohun ni ohun tó ṣe kókó pẹ̀lú wọn.

Nípa ibi tí mo fẹ́ràn lọ jù kí ó lè ní ìmọ̀lára kéderé Nípa ohun tí mo ń fẹ́ràn nígbà tí mo bá wà ní ìsinmi tàbí ìrìnàjò. Àkọ́kọ́ ni pé ibi tí mo fẹ́ràn lọ jù ni ibi tí ìtura tó sì tutù jẹ́ tí afẹ́fẹ́ ń fẹ́ pẹ̀lú ìròyìn ohun ọ̀gbìn àti igi. Ibi, ibi bí lè jẹ́ ọgbà, pàápàá idárayá, ọkọ̀ tàbí etí omi bíi adágùn tàbí odò. Ó dá lóri pé mo ní ìfẹ́ láti sinmi, ìsìn, rọ̀ra, rọ̀nu ní àkókò tí mo bá wà lórí ìrìnàjò. Ìmọ̀lára, ìtura àti ìfarabalẹ̀ ni mo máa ń rí ní, mo máa ń rí níbí yìí. Nígbà tí mo bá wà ní ibi tí mo fẹ́ràn lọ jù, mo máa ń ṣe àwọn nǹkan tí ń fún mi ní ìtara àti ìtẹ́lọ́rùn bí pé mo máa ń rìn ní pápá tàbí ọgbà, kó kọ́ iṣẹ́ mi ní ilé, kí n sì gbádùn ayé tó ń yí, tó ń yí mi ká. Afẹ́fẹ́ tó ń fẹ́ orin ẹyẹ àti ohun ilẹ̀ máa ń tu ìbànújẹ́ kúrò lọ́kán, ó sì ń mú kí inú dùn gan. Mo tún fẹ́ràn ibi tí mo lè ka ìwé tàbí kọ́ ẹ̀kọ́ ní ìtura níbi tó tutù díẹ̀. Kí ì ṣe pé mo máa ń ka ìwé nìkan, mo tún máa ń ròyìn, ṣe, ṣé àṣà, àṣírò àti gbìmọ̀ ohun tí mo fẹ́ ṣe. Bí ibi náà bá ní etí omi bí odò tàbí adágùn, ohun omi ti ń ta mọ́ fún mi ní ìtura lórí ọpọlọ àti ara. Ìfẹ́ mi sí ibi náà kò dá lórí ìtura, ìtura ara nìkan, ó tún dá lórí ìmọ̀lára ìbáṣepọ̀. Nígbà mí, mo máa ń lọ pẹ̀lú ẹbí tàbí, ẹbí tàbí ọ̀rẹ́ síbí. A máa ń sọ̀rọ̀ jẹun pọ̀ tàbí ṣe eré ìdárayá. Àjọṣe yìí máa ń lágbára gan-an. Nígbà tí ibi náà bá balẹ̀ tí kò sì kún fún ariwo tàbí ìdààmú, mo tún nífẹ̀ẹ́ síi, sí ibi tí ó ń fún mi ní ìmọ̀ ìtùnú bí ibi àtijọ́, ibi àṣà tàbí ibi ẹ̀dá ohun. Ibi bí yìí máa ń kọ́ mi ní ìtàn, ní àṣà àti ní ìmúlò ayé. Ìrìnàjò síbí yìí máa ń tu ìmọ̀lára mi pọ̀, ó sì ń jẹ́ kí, ó sì ń jẹ́ kí mi ní ìtara láti kọ́ ẹ̀kọ́ síi. Nípa ibi tí mo fẹ́ràn lọ jù ni ibi tó ní ìtura, afẹ́fẹ́ tó dá, àyíká pẹ̀lú ohun ọ̀gbìn àti ibi tí mo lè sinmi, kọ́ ẹ̀kọ́ àti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́. Ibi, ibi bí yìí kì í ṣe fún ìsinmi ara nìkan, ó tún jẹ́ ìsinmi ọpọlọ àti ìtara. Ó sì ń kọ́ mi ní ìfarabalẹ̀ àti ìtẹ́lọ́rùn pẹ̀lú ayé. Ó sì ń jẹ́ kí n rí bí sinmi dáradára kí n lè bá farabalẹ̀ ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe ní ibi bí yìí.

Ní gidi iye ìròrí tí ènìyàn máa ń lò púpọ̀, ọ̀pọ̀ ìgbà ni èèyàn ní ìrọrí kan tàbí méjì tó da, tí wọ́n sì máa ń lò ó nígbà gbogbo. Ẹ̀mí náà máa ń fẹ́ kí ìrọ̀rí tí mò ń lò jẹ mímọ́ kí ó sì yẹ fún irú mi. Irú ènìyàn yàtọ̀ díẹ̀, wọ̀hán díẹ̀ sì túnbọ̀ lágbára. Nítorí náà ìrọ̀rí gbọdọ̀ bá a mu lójoojúmọ́. Mo máa ń lo ìrọ̀rí ní òwúrọ̀ lẹ́yìn tí mo bá ti fọ irun tàbí fi omi tutù kan káa díẹ̀. Ìrọ̀rí náà rẹ̀ mí lọ́wọ́ láti tún iru irun kúrò ní ìdìpọ̀ kó sì jẹ́ kí irun dàgbà dáadáa. Nígbà tí irun bá wà ní ìtọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀, ó máa ń mú kí ẹ̀yàn dàbí ẹni tó mọ̀, tó sì ń bọ̀wọ̀ fún ara rẹ̀. Mo tún ní ìlaná pé kí n máa nu ìrọ̀rí mi mọ́. Bí a kò bá nu, erùkù àti ọ̀rọ̀rọ̀ irun lè kójọ, èyí sì lè ní ipa lórí ìlera irun àti orí. Nítorí náà mo máa ń fọ ìrọ̀rí pẹ̀lú omi àti ọṣẹ lẹ́ẹ̀kọ̀kan kí ó lè wà mímọ́. Èyí jẹ́ apá kan pàtàkì nínú ìtọ́jú ara kó sì dandan láti ní ìrọ̀rí púpọ̀. Ọ̀kan tó da tó sì bá irun mu, tó bá jẹ́ pé a ń tọ́jú rẹ̀ dáadáa totọ́. Díẹ̀ ènìyàn lè ní ìrọ̀rí kékeré fún àpò àti ìrọ̀rí ńlá fún ilé, èyí dà lórí ìṣètò ẹni. Ṣùgbọ́n ohun pàtàkì jù ni bí a ṣe ń lò ó pẹ̀lú ìfarabalẹ̀. Mo tún gbà pé ìrọ̀rí kì í ṣe fún ẹwà nìkan, ó tún jẹ́ fún ìlera. Títú irun dáadáa ń jẹ́ kí ẹ̀jẹ̀ sàn dáadáa lórí, ó sì lè dènà ìdàpọ̀ irun kù nígbà tí a bá ń fi ìtẹ́ lọ́rùn ṣe. Irun máa ń wà ní ìlera ó sì máa ń yọ̀ dáadáa. Nípa èyí, mo kì í lo ìrọ̀rí púpọ̀, ọ̀kan tàbí méjì tó da ni mo máa ń lò. Ohun tó ṣe pàtàkì jù ni mímọ ìtọ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ àti ìtọ́jú irun lójoojúmọ́. Bí a ṣe ń tọ́jú irun wa dáadáa ni ó ṣe ń fi ìbọ̀wọ̀ hàn sí ara wa. Nítorí náà ìrọ̀rí jẹ̀ tó da pẹ̀lú ìtọ́jú tó péye ló ṣe pàtàkì ju ìrọ̀rí púpọ̀ lọ. Dà bá ti ni àṣèkò láti fọ irun wa dáadáa àti láti ni ìrọ̀rí kẹtà máa lò tàsí máa tọ́jú rẹ̀. Ó dà jù kí ẹ ní ìrọ̀rí púpọ̀ lọ. Àmọ́ tí ẹ bá lè ní ìrọ̀rí púpọ̀, ìyùn náà tún ṣe. Tí èèyàn mọ yí padà ní ẹ̀kọ́ kan, tí ẹ bá lo ẹ̀kọ́ lónìí, èèyàn lè fọ́ kí èèyàn tún mú èmí ní ọjọ́ kẹjì, kí èèyàn tún lò, kí èèyàn mọ yípo bá n na, ó ní àǹfàní tiẹ náà jẹ́. Ó sì dá ká máa tọ́jú. Àwọn ìrọ̀rí wa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ jẹ́ ohun pàtàkì gan-an nínú ìgbè ayé ènìyàn. Ni àṣà Yorùbá, a máa ń sọ pé orúkọ ọmọ ni irò ọmọ. Ìtumọ̀ rẹ̀ ni pé orúkọ lè ní ipa lórí ìwà, ìrònú àti ìtọ̀sí ayé ẹni. Nígbà tí a bá ń fún ọmọ ní orúkọ, a sábà máa ń wo ìtàn ìbí rẹ̀, àyíká ìdílé tàbí ìfẹ́ àti ìrètí wọn, ìrètí àwọn òbí ni fún ọmọ náà. Ní ti orúkọ mi, bí mo ṣe ń wò ó, mo kà á sí orúkọ tí ó ń ṣàpẹ́re iranlọ́wọ́ ìmọ̀ àti ìbáṣepọ̀. Orúkọ mi fi hàn pé mo wá láti ran ènìyàn lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ àti ìtọ́ná. Ni gbogbo ìgbà tí ènìyàn bá pe orúkọ mi, ó dàbí ìrántí pé iṣẹ́ mi ni láti jẹ́ olùrànlọ́wọ́ láti gbin ìmọ̀ àti láti jẹ́ kí ìjíròrò rọrùn. Mo tún gbà pé orúkọ kì í ṣe ohun tí a kàn pè ní kan. Ó jẹ́ àpótí ìtàn. Orúkọ lè sọ ibi tí èèyàn ti wá, ibi tí ó ti dàgbà tàbí ohun tí wọ́n fẹ́ kí ó di ní ọjọ́ iwájú. Nínú ọ̀pọ̀ ìdílé Yorùbá, orúkọ bíi Babatunde, Yetunde, Idowu tàbí Kehinde ní ìtumọ̀ pàtàkì tó jọ mọ ìtàn ìdílé. Èyí fi hàn pé orúkọ ní ìtumọ̀ ìjínlé nínú àṣà wa. Nígbà mì, ènìyàn máa ń dàgbà wo orúkọ rẹ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé ìwà àti ìṣe rẹ̀ máa ń farahàn bí ìtumọ̀ orúkọ náà. Nítorí nàa ọ̀pọ̀ èèyàn máa ń gbàgbé mọ̀ kí wọ́n lè jẹ́ ẹni rere tó bá orúkọ wọn mu ní ìparí. Bẹ́ẹ̀ ni mo mọ ìtumọ̀ orúkọ mi. Mo sì ká a sí ohun tó ṣe pàtàkì. Ohun ti mi pé kí n jẹ́ ẹni tó ń ran àwọn mìíràn lọ́wọ́, kí n gbin ìmọ̀, kí n sì ní ìbáṣepọ̀ rere pẹ̀lú ènìyàn. Orúkọ jẹ́ àpótí ìdánimọ̀ o si Ó sì ń sọ ènìyàn mọ ìtàn àti ìran rẹ̀. Orúkọ náà, ọ̀pọ̀ ènìyàn máa ń gbimọ̀ kí wọ́n lè jẹ́ ẹni rere tó bá orúkọ wọn mu. Nítorínà tí wọ́n bá bí wọn, wọ́n fẹ́ fún ọmọ wọn ní orúkọ tó dàbí Babatunde, Idowu tàbí Taye. Nítorí pé ìtumọ̀ pàtàkì tó jọ mọ ìdílé yìí fi hàn pé orúkọ ní ìtumọ̀ ìdílé tó ṣe pàtàkì. Ìgbà tí ènìyàn bá pe orúkọ mi, ó dàbí ìrántí pé iṣẹ́ mi ni iṣẹ́ tí mo ní láti jẹ́ olùrànlọ́wọ́, olùrànlọ́wọ́ láti gbin ìmọ̀ àti láti jẹ́ kí ìjíròrò rọrùn láàárín wa àti àwọn ènìyàn mìíràn.

Ní ti gidi, mo ka ìsọwọ́ sí ohun, mo ka ìsọwọ́ sí ohun tí ó ju ìhà àti títà lọ. Ìsọwọ́ jẹ́ ìbáṣepọ̀ láàárín ènìyàn, ìgbàgbọ́ àti ìtọ́jú orúkọ rere. Bí mo ṣe, bí mo ṣe ń ní ìsọwọ́, mo máa ń gbìmọ̀ kí gbogbo ènìyàn, gbogbo ẹni tó kópa, èmi àti oníbàárà ní ìtẹ́lọ́rùn. Èyí ni èdè tí mo fi máa ń bẹrẹ pẹ̀lú òtítọ́. Mo gbà pé òtítọ́ ni ìpínlẹ̀ ìṣòwò tóri pé bí ó bá, bí ó bá sọ ohun tí ó tọ́ oníbàárà ní ìgbàgbọ́ nínú rẹ̀, wọ́n sì máa ń padà wá ìwà ìṣòwò mi tún dá lórí ìbọ̀wọ̀ fún oníbàárà. Mo mọ̀ pé oníbàárà kì í ṣe orí owó nìkan, ènìyàn ni wọ́n ń wọ̀n sí ní ìmọ̀lára. Nígbà tí mo bá ń bá wọn sọ̀rọ̀, mo máa ń lo ọ̀rọ̀ pẹ̀lú ìrèlè àti ìtẹ́wọ́gbà. Bí mo bá ní ìbéèrè, mo máa ń ṣàlàyé tó bí wọ́n bá ní ìbéèrè, mo máa ń ṣàlàyé pẹ̀lú sùúrù. Ẹ̀yin, èyí mú kí wọ́n ní ìtẹ́lọ́rùn ó sì dá ìbáṣepọ̀ pípé sílẹ̀. Mo tún jẹ́ ẹni tí ó ní sùúrù gan ní ìṣòwò kí, èyí kì í ṣe gbogbo ọjọ́ ni ère máa ń pọ̀. Díẹ̀, díẹ̀ ọjọ́ máa ń lọ́rùn. Díẹ̀ sílé ni ra, mo kọ̀ láti mú, mo kọ̀ láti, mo kọ̀ láti má ṣe bínú tàbí ya rẹ̀ bẹ̀ sí. Mo gbà pé pẹ̀lú sùúrù àti ìfarabalẹ̀, ìṣòwò máa ń dàgbà díẹ̀ díẹ̀. Ìṣòwò tí kò ní sùúrù lè ṣe àṣìṣe tó lè ba, tó lè bá jẹ́ ohun pàtàkì mi ní iṣeto owó. Mo máa ń mọ iye tí mò ń fi ra ọjà, iye tí mò ń fi ń ta àti èrè tó yẹ kí n rí. Mi ò rí, mi ò fẹ́ èrè tó pọ̀ jù tó lè lé oníbàárà kúrò. Bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ èrè kékeré tó lè mú kí n ṣòwò, kí n, kí ìṣòwò bàjẹ́. Ìwọntúnwọ̀nsì ni mo máa ń wá. Mo tún máa ń kọ́kọ́ ṣe ìṣirò kí n tó ṣe ìpinnu. Mo tún gbà, mo tún gbà pé lída ara ọjà ṣe pàtàkì ju ère lọ. Bí mo bá ń ta ohun kan, mo fẹ́ kí ó dára kí oníbàárà má bá a kan jú. Bí oníbàárà bá rí pé ohun tí mò ń tà dà, wọn máa sọ fún àwọn mi. Èyí máa ń mú ìṣòwò dàgbà láìsí ìpolówó púpọ̀. Ìwà ìṣòwò mi tún kún fún ìtẹ́lọ́rùn àti ìdọ́ja ìdájọ òdodo. Bí ìsọwọ́ bá wáyé bí pé oníbàárà kò ní ìtẹ́lọ́rùn, mo máa ń gbìmọ̀ láti yanjú ẹ pẹ̀lú àlàáfíà. Nígbà mí, ó lè túmọ̀ sí pé kí n, kí n rọ́pò ọjà tàbí kí n ṣàlàyé sí i. Èyí lè di eréku díẹ̀ ṣùgbọ́n ó ń da orúkọ rẹ sí i. Mo tún fẹ́ràn kí kọ́ ẹ̀kọ́ tuntun. Ayé ìṣòwò ń yípadà. Ìmọ̀ lórí ìpolówó lílo ayélujára àti bí a ṣe ń tọ́jú oníbàárà ṣe pàtàkì. Mo máa ń gbìmọ̀ láti kọ́ ẹ̀kọ́ tuntun kí n lè bá ayé lọ onísọwọ́ tí ó dá kí n.

Ní ti gidi, jíji òwúrọ̀ jẹ́ apá pàtàkì gan-an nínú ìgbé ayé mi. Mo gbà pé bí mo ṣe ń jí lówúrọ̀ máa ń da gbogbo ọjọ́ mi lórí, torí náà mo máa ń gbìmọ̀ kí ó le lọ dáadáa. Ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú gbígbìnú àkókò tí mo fẹ́ jí. Mo sábà ń ṣètò àkókò sí ìṣẹ́jú kan tàbí méjì ṣáájú kí n lè jí ní àkókò tó yẹ kí ń má bà á pẹ́. Nígbà tí ìwo àkókò bá ti jí mi, mo máa ń yí ara mi ká rí díẹ̀ kí n sì ṣe ìdí ni pẹ̀lú ara mi. Mo tún fẹ́ràn láti fi omi tú tú kan ara mi díẹ̀. Ó máa ń tún ìtùnú kúrò ní ara, ó sì máa ń mú kí ọpọlọ dá lúmọ dáadáa kí- kíákíá. Lẹ́yìn èyí, mo máa ń ṣe àdúrà tàbí sàsà ó díẹ̀. Ẹ-ẹ̀ṣin àti ìmúlò ọkàn jẹ́ apá kan pàtàkì fún mi ní òwúrọ̀. Ó ń jẹ́ kí ìmọ́lára ìfarabalẹ̀ wà láàárín mi kí ọjọ́ lè bẹ̀rẹ̀ dáadáa. Mo tún fẹ́ràn láti tọ́jú ara mi lẹ́yìn jíjẹ. Fifi ọsàn mímu wọ́, fífi irun sí àtọwọ́dá àti fífi ẹsẹ̀ rọra ló. Ìwà yìí ń fún mi ní ìtara àti ìmọ́lára pé mo ti ṣètò ara mi dáadáa fún gbogbo ọjọ́. Nígbà tí mo bá ti ṣetán, mo máa ń jẹ, mo máa ń jẹun ní òwúrọ̀. Oúnjẹ òwúrọ̀ jẹ́ pọ̀pọ̀ torí pé ó ń fún ara ní ọgbọ́n àti ìlera tó yẹ. Mo máa ń yan oúnjẹ tó ní ìmọ̀ tó mọ̀ọ́ sì, èso, wàrà, ìrẹsì tàbí àkàrà tí ó ní protein àti vitamin tó yẹ. Nígbà tí mo bá ń jẹun, mo máa ń fi ìmọ́lára ọpẹ́ hàn fún ohun tí Mọ́ọ̀ní àti fún ìlera ara mi. Lẹ́yìn ìjẹun, mo tún máa ń ṣètò ohun tí mo fẹ́ fi ṣe ọjọ́ náà. Mo sábà máa ń kọ àtọkọ ìṣe mi sílẹ̀, àkójọpọ̀ ohun tí ó ṣe pàtàkì kí n lè mọ ohun tí mo máa ṣe kọ́kọ́, ohun ńlá náà. Ìlànà yìí jẹ́ kí ọjọ́ mi lọ dáadáa. Ó sì ń dín ìdálékun àti ìdàmúkò. Mo tún gbà pé jí ní òwúrọ̀ jẹ́ àkókò tó yẹ kí ènìyàn ròyìn, wọ inú àti gbìmọ̀ fún ìlera ọpọlọ. Nígbà tí mo bá ń jí, mo máa ń rònú nípa ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ tó kọjá. Mo máa ń rò ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ tó kọjá, ohun tí mo fẹ́ ṣe àti àwọn ibi tí mo fẹ́ dé. Ìlànà yìí ń fún mi ní ìtara àti ìmọ́lára pé ni mo ti ṣètò ara mi dáadáa fún ọjọ́ náà. Nípa yí, jíjẹ ní òwúrọ̀ ń fún mi kí n ṣe fífi ara ṣe ṣùgbọ́n fún ìlera ọpọlọ àti ara, ìfarabalẹ̀, ìtara àti àkóso ọjọ́. Mo máa ń gbìmọ̀ kí ń jí jẹ pẹ̀lú ìlànà, pẹ̀lú ìmọ́lára ọpẹ́, pẹ̀lú ìtọ́jú ara mi àti pẹ̀lú ìtọlẹ̀ṣẹṣẹ àwọn ohun tí mo fẹ́ ṣe bí mo ń ṣe tẹ́lẹ̀. Ìlànà yìí gbọ́dọ̀, gbogbo ìlànà yìí gbogbo ọjọ́ máa ń lọ dáadáa, gbogbo ọjọ́ máa ń lọ dáadáa.

Ọkọ̀ jẹ́ apá kan pàtàkì nínú ìgbé ayé mi. Ó ń jẹ́ kí n lọ sí ibi, ibi iṣẹ́, sí ọjà, sí àwọn ọ̀dọ̀ àwọn ẹbí mi, ó sì máa ń mú mi lọlé ní, ní láìsí ìrọra kankan àti sí àwọn ìpàdé pàtàkì. Torí náà, ríra epo fún ọkọ̀ jẹ́ ohun tó ṣe pàtàkì. Mo sábà máa ń gbìmọ̀ kí n ra epo ní àkókò tí mo bá rí pé epo ti fẹ́, pá rí pé ọkọ̀ ti fẹ́, fẹ́rẹ̀ pá rí epo kí n má bà á pé nígbà tí mo ní ìrìnàjò pẹ̀lú rẹ̀. Ìmọ̀lára mi ni pé kò yẹ kí ọkọ̀ dákẹ́ nípo tó wà lórí ọ̀nà tàbí ní ọjà. Mo máa ń tọ́jú ìlànà mímú ọkọ̀ mi nípo tó da. Bí kò bá ní epo díẹ̀, mo máa ń gbìmọ̀ láti lọ, lọ ra ní kíákíá. Mo sábà ń wọ amọ́, mo sábà ń wọ amọ́ ra epo tó kún lórí ọkọ̀ mi. Bọ́ńkì ọkọ̀, ọkọ̀ tàbí gauge kí n lè mọ iye epo tó kù. Èyí ń jẹ́ kí n ṣètò ìrìnàjò mi dáadáa kí n sì má bà á pé ní àárín ọ̀nà. Nígbà tí mo bá lọ ra epo, mo máa ń ṣètò àkókò tó, tó, àkókò tó da, ó dá lórí ibi tí mo bá wà àti iye epo tí ọkọ̀ fẹ́. Mo sábà ń lọ sí ilé epo tí mo mọ̀ tí ó sì ní iṣẹ́ tó dá. Kì í lè rí epo, kì í lè rí pé epo tó, tó rà dà kí, tí kò ní eruku tàbí ìdọ̀tí. Èyí ṣe pàtàkì gan torí pé epo tó kún fún eruku tàbí àwọn nǹkan tó lè ba ọkọ̀ jẹ́ lè fa ìṣòro ní ọjọ́ iwájú. Mo tún gbà pé mímú ìrìnàjò pẹ̀lú àkókò àsájú ṣe pàtàkì. Kì í ṣe, kì í ṣe pé mo mọ̀, mo máa ń lọ ra epo lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà tí ọkọ̀ bá ṣófo, mo sábà máa ń ṣe ìsírò lórí ìrìnàjò tó ń bọ̀, iye epo tí mo ní àti iye epo tí ọkọ̀ fẹ́. Nígbà mí mo tún máa ń ṣe ìtà, ìtàmúra pẹ̀lú àkókò ọkọ̀ mi ní, àkókò ọkọ̀ mi nípo iṣẹ́ torí pé mo fẹ́ kí gbogbo ìrìnàjò lọ dáadáa. Bí mo ṣe ń ra epo, mo tún wọ dídara epo. Mo máa, mo máa ń ra epo tó mọ́ tí ó ní àyọkátọ́ pé kí ó má bà, kí ó má bà ọkọ̀ jẹ́ ní gbogbo ìgbà. Mo sábà máa ń wo epo tí mo, tí mo ti ra ṣáájú kí n tó fi sínú ọkọ̀ bí i pé epo náà tó ní viscosity tó yẹ, kò sì ní eruku àti pé kò ní ǹnkan tó lè fa ìṣòro ní ẹ́ńjíìnì. Èyí ṣe pàtàkì gan fún ìlera ọkọ̀, ọkọ̀ mi àti ìdàgbàsókè rẹ̀. Mo tún jẹ́ ẹni tó ní ìlànà pẹ̀lú àkóso owó tí mo máa ń lò fún epo. Kì í ṣe pé mo máa ń ra epo ní àsè sí. Mo máa ń ra epo tó bá ṣùgbọ́n mo n sábà ń ṣe àkójọpọ̀ owó tí mo máa lò lójúmọ́ tàbí ọlọ́jọ́ mẹ́ta tí mo máa fi ra epo tí mo máa fi sí inú ọkọ̀ tí màá lò. Ó ó ń jẹ́ kí n ní ìṣètò tó dáa.

Bẹ́ẹ̀ ni, mo mọ̀ tí a ti ń ya àwòrán. Ya àwòrán jẹ́ ọ̀nà kan láti mú èèyàn ti pamọ́ nípasẹ̀ fọ́tò. Àlé rànti òjò pàtàkì, àwọn ènìyàn ta nífẹ̀ẹ́ sí àti àwọn ibi tá ń, ta tí, ta tí lọ. Fọ́tò lè sọ ìtàn láì sọ̀rọ̀. Nígbà mìí, fọ́tò kan ṣoṣo lè jẹ́ kí ènìyàn ranti ohun tó ṣẹlẹ̀ lọ́dún púpọ̀ sẹ́yìn. Èyí kò jẹ́ pé ya àwòrán di ohun tó níyì lórí kan. A ní ààyè òde òní. Nígbà tí mo bá fẹ́ ya àwòrán, ohun àkọ́kọ́ ni yíya ibi tó da. Ìmọ́lẹ̀ ṣe pàtàkì gan. Bí ibi bá ṣó kunkùn ju fọ́tò lè dàbí pé kò mọ́. Ìmọ́lẹ̀ àdáyébá láti òòrùn sábà máa ń jẹ́ kó dà jú ọ̀pọ̀ aláya àwòrán. Fẹ́ràn ya àwòrán nínú òwúrọ̀ tàbí ní ìrọ̀lẹ́ nítorí pé ìmọ́lẹ̀ òòrùn yí àkòkọ́ wọ̀nyí, rọrùn láti hàn ló ojú. Lẹ́yìn náà, ìtọ́sọ́nà kámẹ́rà ó ṣe pàtàkì kí ọwọ́ má bàá ṣe mí bí ó wo bá, owó fọ́tò lè dàbí pé ó yí, torí náà mo máa ń dí kámẹ́rà mú dáadáa tàbí kí n dúró ní ipò tó lágbára kí ara má sì rọ̀. Diẹ nínú èèyàn máa ń lo tripod. Ohun mí ní bí a ṣe ń ṣètò ohun tí a ń fẹ́ ya àwòrán à kí ń kan dé bọ́tíní lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dà kí ohun wo bí èèyàn tàbí ohun tí a fẹ́ ṣe ìyàwòrán rẹ̀ ṣètò kí a tún wo ohun tó wà lẹ́yìn rẹ̀ bí background bá kò fún ìdioti tàbí ohun púpọ̀ ó lè ba ẹwà fọ́tò jẹ́. Fọ́tò máa ń dà jú tí ohun pàtàkì bá wà níkédere. Mo tún mọ̀ pé ìfàrabálẹ̀ se, sí ipò èèyàn ṣe pàtàkì. Bí ó bá ń ya àwòrán, èniyan ó dà kí ó mọ̀ pé inú àwòrán tó fẹ́ ya, kí wọ́n sì wà ní ìtùnú nígbà tí èèyàn bá balẹ̀. Fọ́tò máa ń dà àdáyébá ni àwòrán. Aláya àwòrán tún lè bá ẹni tó fẹ́ ya àwòrán sọ̀rọ̀ die kí ìmolára rẹ̀ lè dà. Ní ayé òde òní, fóònù alágbeeká àti jẹ́ kí ya àwòrán rọrùn. Ọ̀pọ̀ fóònù ní kámẹ́rà tó dáa gan, ṣùgbọ́n bó ti lè jẹ́ pé èrò dà, mo gbọ́ ẹni tó ń ya àwòrán tún ṣe pàtàkì. Bí èni yen bá mọ̀ bí a ṣe ń lo ìmọ́lẹ̀ ọ̀pọ̀ àti ìtọ́sọ́nà, fọ́tò rẹ̀ máa dà jú. Lẹ́yìn ìyà àwòrán, àwọn èniyan máa ń ṣe àtúnṣe fọ́tò, wọ́n lè ṣàtúnṣe ìmọ́lẹ̀ àwọn tàbí yó ohun tí kò yẹ kó yó yọ ohun tí kò yẹ kó. Ṣùgbọ́n ó dà kí a máà ka kí a máa ṣe ju èditing lọ. Bí fọ́tò ń bá yọ dáadáa, ó lè ba ẹwà fún ẹni tó ní àwòrán yẹn. Tó bá ri, inú rẹ̀ á máa dùn pé ní òun y fọ́tò, tí ó mọ fẹ́ràn tí nǹkan tó ṣẹlẹ̀.